Tíì ni mo fẹ́ràn jùlọ torí pé tíì èèyàn lè bu sẹ́nu kí èèyàn wọn jẹ ní bẹ̀rẹ̀ fun, ṣùgbọ́n ní ti kọfí èèyàn ò lè ṣe bẹ́ẹ̀ àti pé àwọn ọmọ mi wọn ò fẹ́rẹ̀ kọfí rárá rárá rárá. Tíì èèyàn tún lè fi sí inú gààrí kí èèyàn mú tí a dúró nínú èèyàn, ṣùgbọ́n lero ti kọfí kò sí nǹkan tí èèyàn lè ṣe bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pinpin oúnjẹ, pàápàá jùlọ ní àsìkò tí àwa Krìstẹ́nì ònígbàgbọ́ táa bá ń ṣe àyájọ́ ọdún Kérésìmesì tàbí ìdúpẹ́ ọdún tuntun. Ó di dandan kí n pín oúnjẹ mi. Ìgbà mìíràn, tí Ọlọ́run bá bùkún mi, télè Dúà tó rántí mi, mo yá àwọn oníbàárà mi, wọ́n ra ọjà ju bí mo ṣe lérò lọ, màá bọ́ si órí pápá, màá gbé oúnjẹ fún àwọn tókú díẹ̀ ká tó fún, màá pín oúnjẹ fún wọn kí Ọlọ́run kó bùkún wọn. Ni pípa pínpín oúnjẹ mi, mo máa rí i pé lẹ́yìn ìgbà díẹ̀ sí i, eléèdúà ò máa mú mi tẹ̀síwájú sí i, torí náà mo ti pọ́n ni dandan pé kò sí àárín òṣùn tí mi o i pín oúnjẹ fún àwọn ènìyàn tókú díẹ̀ ká tó fún.

Bí mo ṣe máa ń yan alábàáṣepọ̀ mi, ó pín sí ọ̀nà tó pọ̀ gan, torí pé èmi í ṣe ẹ̀dà kan tó máa ń sọ̀rọ̀ lọ títí. Ṣùgbọ́n tí mo bá rí ènìyàn bíi irú mi tó ń ṣe òótọ́, tí kò í fi igbákan bọ́kan nínú, tí ìwà rẹ̀ kò ní'wà jìbìtì, kò ní'wà olè nínú, irú èyàn báyẹn màá yàn bí i alábàáṣepọ̀ mi. Tàbí tí mo bá rí pé, à, ó jẹ́ ènìyàn tó fẹ́ràn Elédùwà, tó fẹ́ràn kó máa ṣàánú, tó fẹ́ràn kó máa ṣe aṣojú àwọn ènìyàn lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ, tàbí tí irú ènìyàn báyẹn tó fẹ́ràn kó máa bá àwọn tó kù díèkáàtó fún, kó máa ràn wọ́n lọ́wọ́, tàbí kó máa gba ẹnu wọ́n sọ̀rọ̀, irú ẹ̀dá báyẹn mo máa ń yan ní alábàáṣepọ̀ mi.

Ìbọ̀ṣẹ̀ tí mo fẹ́ràn wọ̀ ó pín sí ọ̀nà oríṣiríṣi torí wípé ìbọ̀ṣẹ̀ tí mo ní ó tó ogún. Ìbọ̀ṣẹ̀ tí mo bá wọ̀ ó máa ń bá ìmúra mi mu, pàápàá jùlọ tí mo bá ń lọ sẹ́nu iṣẹ́ mi. Irú ìbọ̀ṣẹ̀ báyìí tí màá wọ̀ ó yàtọ̀ sí èyí tí mo bá ń wọ̀ lọ ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi. Irú ìbọ̀ṣẹ̀ ọjọ́ ìsinmi tí mò ń wọ̀ ó yàtọ̀ sí ìbọ̀ṣẹ̀ tí mo máa ń wọ̀ lọ ọjà.

Àwọn ohun tí mo fẹ́ràn tó wà lórí písà ó pín sí oríṣìíríṣìí torí wípé èròjà tó fi si ọ́pọ̀ gan, ṣùgbọ́n mà á sọ méjì nínú èyí tí mo fẹ́ràn jùlọ. Àkọ́kọ́ ni àwọn ẹran tí wọ́n máa ń fi sí lórí, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ torí ẹran ọ̀hún ẹran yẹn máa ń ní adùn gan tó máa ń fún mi ní ẹnu mi. Ẹlẹ́ẹ̀kejì ni kiní funfun tó máa wọ́n sí lórí tó máa ń dùn kárakára. Iwú nǹkan báyìí náà, dókítà mi tẹ́ ẹ sọ fún mi wípé ìwú nǹkan báyẹn ò da fún àgọ́ ara wa nígbà díẹ̀ díẹ̀, kì í ṣe pé ó pọ̀ jù.

Rárá o, èmi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá àti wípé ilé ìdárayá mi ní lílọ bí ẹ̀ẹ̀kan láàárín ọ̀ṣun, iná ni èmi máa lọ. Tí yò bá ti sí ohun kan pàtó ní kókó, èmi è lọ sí ilé ìdárayá àfi tí bá lé ilé mi, pàkẹ́ ní ka jèrè lọ síbi bẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti sìnàrí lọ́pọ̀ ìgbà rí. Bí àpẹẹrẹ, ọjọ́ kan wà tí mo fẹ́ lọ sí ilé ọ̀rẹ́ mi, mi ò pè é lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ torí mo fẹ́ kó rí mi kí ẹnu kó yà. Mi ò wá mọ̀ pé ó ti kó kúrò ní ibi tó ń gbé tẹ́lẹ̀. Bí mo ṣe sìnà níyẹn. Ọ̀nà kejì, ìgbà tí mo fẹ́ lọ kí àwọn òbí mi, mi ò rántí ilé dáradára mọ́. Mi ò sì fẹ́ pè wọ́n lórí àgbéká wọn torí pé mo fẹ́ kún rí mi kí ẹnu kó yà wọ́n.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí àwọn oúnjẹ kan tàbí ò míìràn tó pàápàá jùlọ àwọn oúnjẹ ìgbàlódé ayé yìí tí àwọn ọmọ wa tó ń ṣẹ̀ṣẹ̀ ń kọ́ nílé ẹ̀kọ́ tí wọ́n wá fẹ́ kí àwọn òbí kó máa sè é fún wọn tí wọ́n bá ti wà ní ilé. Irú oúnjẹ báyẹn ó ti máa ń rìn mí ní àyà torí irú oúnjẹ báyẹn kò è ní ata nínú.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de ǹkan ó pín sí ọ̀nà oríṣìíríṣìí. Àkọ́kọ́, àkọ́kọ́ gbàdúrà sí Elédùwà kí ohun tí mò ń dúró de kó dé ní kankan, kí ó má jẹ́ àkọ̀kọ́ fi ọjọ́ ṣòfò. Lẹ́yìn náà, màá lọ ṣe àwọn iṣẹ́ tí mo bá lè ń ṣe. Màá ma fi ọkàn mi gbàdúrà sí Elédùwà.

Ọ̀sẹ̀ tó lọ ni mo kẹ́yìn kọ́ ǹkan tuntun ni ibi iṣẹ́ mi, ti akẹgbẹ́ mi o gbé èso kan wá, ó wá ń sọ fún mi pé irú èso báyẹn tí mo bá mú èso mìíràn mọ́, á fún mi ní irú adùn báyìí, ó tún sọ irú iṣẹ́ tó ń ṣe lára.

Bí mo ṣe máa ń tì àwọn ọ̀rọ̀ àsìnà mi ó pín sí ọ̀nà oríṣìíríṣìí. Àkọ́kọ́ náà èmi ẹ ṣe ènìyàn tó máa ń gbàgbé nǹkan tó ti ṣe rí, èkejì tí nǹkan tó ti ṣe mí rí tó bá ń ṣe ẹni tó wà ní ìbágbé mi, mo máa ń tètè rántí irú nǹkan báyẹn. Tàbí tí wọ́n bá ń fi irú nǹkan báyẹn ṣàpèjúwe fún àwọn ènìyàn, mo máa ń tètè rántí pé irú nǹkan tí wọ́n fi ṣe àpèjúwe o ti ṣe mí rí.

Oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún, ó jẹ́ oṣù kẹwàá torí pé ó jẹ́ ọjọ́ tí àwọn òbí mi tún bí mi sáyé. Ó sì jẹ́ oṣù tí mo bí àkọ́bí mi. Òtù wa jẹ oṣù tí wọ́n bí ọkọ mi sáyé. Torí náà irú oṣù báyen a jó yá àjọyọ̀ ńlá gi di ló máa ń jẹ́ ní inú ìdílé mi débi wípé a lọ sí ilé ìdárayá, a da iná, a fún àwọn èèyàn ní oúnjẹ lóríṣiríṣi pẹ̀lú àkàrà òyìnbó lóríṣiríṣi, ẹ̀bùn láti ẹnu ibi iṣẹ́ mi látọ̀dọ̀ àwọn akẹgbẹ́ mi. Pàápàá jùlọ ọ̀gá mi náà á tún fún mi lẹ́bùn. Àwọn alagba Àwọn alábàágbé mi, àwọn afẹ́nifẹ́re gbogbo, inú wọn dùn tí wọ́n wá bá mi dúpẹ́ torí pé oṣù kẹwàá ni oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún.

Bẹ́ẹ̀ni, mò máa ń na ara mi gan ni. Kò sí ọjọ́ tí mi ò lè na ara mi torí nína ara ò máa ń fún mi ní agbára láti ṣe iṣẹ́. Kò sí nǹkan tí mò bá fẹ́ ṣe tí mi ò ní ṣe ní ọjọ́ náà. Pàápàá jùlọ, nína ara ò dáa fún ara àwa ènìyàn, tójú jẹ́ pé àwọn dókítà ló máa ń gbé àníyàn jù fún àwa ènìyàn pé ká máa na ara wa kí omi àtẹ́jẹ́ inú ara wa ó lè rí ibi rìn.

Bẹ́ẹ̀ni, ojú mi dára púpọ̀ torí pé ojú mi, irú ojú ìyá mi ni mo mú àti pé nílé wa lápapọ̀ pẹ̀lú àwọn àbúrò mi àti àwọn ẹ̀gbọ́n mi. Irú ojú kan náà là ní. Débí wípé àwọn ará ibi iṣẹ́ mi gan máa ń fi bá mi ṣe àwàdà wípé àwọn fẹ́ káwọn ní irú ojú mi. Irú ojú tí mo ní àwọn èèyàn máa ń fi tọrọ ní àwùjọ torí pé irú ojú mi làwọn ọmọ mi náà ní. Irú ojú mi ni àwọn àbúrò mi àwọn náà ní, tó sì jẹ́ pé ó jẹ́ kó máa n dùn wò láwùjọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast nígbà mìíràn, torí pé ìgbà mí àwọn àlejò tó máa ń gbé wá ọ̀rọ̀ tó máa ń sọ kò yẹ mú ọpọlọ dání. Ìgbà mìíràn àlejò tó bá gbé wá torí àlejò náà ni màá fi gbọ́ irú podcast bẹ́ẹ̀. Torí pé podcast mi àti àlejò mi ó máa ń fún ni ìṣẹ̀páyà, ó tún máa ń fún ni ìṣíjú sí nǹkan tó ń lọ ní àwùjọ.

Bẹ́ẹ̀ni, mo ti gun olùgbògbò rí, pàápàá jùlọ ìgbà tí mo wà ní abẹ́ àwọn òbí mi, torí bàbá mi ní ẹ̀gbọ́n mi ọkùnrin a fi gbé mi lọ ọjà láti lọ ṣe iṣẹ́ tí àwọn òbí wa rán wa.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Paapàjùlọ kí ka àwòrán ilé kì í ṣe ǹkan tí èyàn ń sáré ṣe lórí eré. Irú ǹkan báyìí ò gba kí èyàn fara balẹ̀ torí ó ma ń gba àkókò ènìyàn nígbà mìíràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù, pàápàá jùlọ oúnjẹ tí èmi bá jẹ kù àbí èyí tí àwọn ọmọ mi àbí ọkọ mi jẹ kù, ṣùgbọ́n oúnjẹ tí ará ìtá bá jẹ kù àbí èyí tí àwọn òbí mi bá jẹ kù àbí àwọn àbúrò mi, èmi è jẹ.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ jẹ́ ojú ọjọ́ òjò. Tí òjò bá fẹ́ rọ, gbogbo ìràwọ̀ ni ó paradà. Atẹ́gùn ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ bí òtútù. A máa wò yẹn lára. Irú ojú ọjọ́ báyìí, gbogbo inú ilé á rí dúdú. Ẹ̀yin ó wọ aṣọ òtútù, gbogbo ẹ á fọkàn ènìyàn balẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí Yorùbá náà ló bọ́ lówé pé ẹni béèrè ọ̀nà kò lè siná. Pàápàá jùlọ tí mo bá lọ sí ibi kan tí mo ṣẹ́ ẹ lọ bẹ̀ fún ìgbà àkọ́kọ́, ó di dandan kí n bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà mìíràn, ó máa ń ṣe mi bákan lára láti bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí ayé ìsìn yìí, ilé ayé ti gbẹ́gẹ́. Kí n sì tó bèèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn, màá kọ́kọ́ wo ìmúra sí ẹni ènìyàn, màá wo ojú ẹni ènìyàn, màá wo ìdúro ẹ̀ kí n tó bèèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ijó gan-an ni. Pápá jùlọ tí a bá lọ sí ilé ìjọsìn, ní ọjọ́ ìsinmi mo máa ń jó gan-an. Tàbí ní ẹnu iṣẹ́ mi tí àwọn akẹgbẹ́ mi bá ní ìgbéga, inú mi máa ń dùn sí wọn, màá bá wọn jó. Tàbí tí àwọn ọmọ mi bá ń ṣe ọjọ́ ìbí, tàbí ọkọ mi, àbí mi, mo máa ń jó gan-an. Yàtọ̀ sí irú ọjọ́ bẹ́ẹ̀ yẹn, ọjọ́ mìíràn náà tó máa ń bọ́ sí ọjọ́ tí mi ò lọ sí ẹnu iṣẹ́, mo máa ń jó ní ilé mi torí ijó jíjó, mo fẹ́ràn rẹ̀. Mo máa ń fi na ara mi kó lè dà pípé.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́, pàápàá jùlọ torí àwọn ọmọ mi. Torí wípé àwọn ọmọ kò sí ǹkan tí wọ́n mọ̀, wọ́n mọ èyí tó wúlò àti èyí tí ò wúlò. Ṣùgbọ́n láyé síì tí mo gbogbo ẹ́ ti di ìgbàlódé, orí fóònù mi ni fáìlì mi máa ń wà nígbà mìíràn tàbí inú ilé ní orí pépà, màá sì pa á mọ́ dáadáa.

Eré ìdárayá àdìtú ni mo fẹ́ràn jùlọ torí eré ìdárayá yii, ó jẹ́ eré ìdárayá tí mo máa ń gba àwọn ènìyàn níyànjú láti gbọ́. Eré ìdárayá yìí ó máa ń fún mi ní ìṣipàyà, ìṣíjú àti láti mọ àṣà àti ìṣẹ̀ṣe. Orí eré ìdárayá yìí ni mo ti mọ̀ wípé àkúdàáyà ò sí wà.

Bí mo ṣe máa rí dájú pé ọjà mi ó dára, ó pín sí ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ ni tí àwọn oníbàárà mi tón bá padà wá tó ní àwọn fẹ́ irú ọjà tí mo tà fáwọn tó lọ, tàbí tí oníbàárà mi tó bá júwe ọ̀nà fún ènìyàn mìíràn kó wá ra ọjà lọ́wọ́ mi. Irú ènìyàn báyẹn màá mọ̀ wípé ọjà mi ó dára fún un, ló fi lè sọ fún ẹlòmíràn kó wá bá mi ra ọjà.

Rárá o, mi ò fẹ́ràn sí fèrèsé ọkọ̀ torí pé atẹ́gùn tí ó máa wọlé á pọ̀ àti wípé àwọn ènìyàn á máa rí mi, wọ́n á mọru aṣọ tí mo wọ̀, ẹni tí ǹ bá fẹ́ kó rí mi tí mo bá ti ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀, ó di dandan kó rí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Nígbà mìíràn, pàápàá jùlọ ọjọ́ tí mi ò bá lọ sí ibi iṣẹ́, màá sùn ní ọ̀sán tàbí tí mo bá-- ara mi ò bá yá odindandan, dókítà mi á gbáa níyànjú wípé kí ń sùn ní ọ̀sán.

Ìwà ìṣòwò mi ò dáa púpọ̀ torí wípé kò sí ẹni tí ó mọ̀ mí lágbò ìṣòwò mi. Mi ò fi ìṣòwò mi ṣeré. Mi ò sì fi ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn oníbàárà mi mì fi ṣeré. Ìṣòwò mi dé bí wípé wón fi mí jẹ oyè níbi ìṣòwò mi. Mi è sì fi bọ́kànbọ́kàn bọ́kàn nínú níbi pé àwọn tó ṣẹ̀ bẹ̀rẹ̀ irú ìṣòwò mi bí àwọn ọmọ lẹ́yìn mi, wọ́n máa rí mi bí Ọ̀gá, bí atọ́kùn sí ọ̀nà ìṣòwò táà ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mi ò fẹ́ràn jàgídíjàgan. Ọ̀mọ̀jẹ́jẹ́ ni mí. Èmi tó jẹ́ wípé bí èèyàn bá bá mi sọ̀rọ̀ jù nígbà mìíràn tí mò ń rìn lọ, èmi ò ni dáa lóhùn. Mi ò fẹ́ ọ̀rọ̀ àsọjù, èmi ò fẹ́ wàhálà.

Bẹ́ẹ̀ni, mọ jẹ́ ènìyàn tó má n jí ní kùtùkùtù, pàápàá jùlọ kí n lè lọ ibi iṣẹ́ mi lásìkò tó yẹ. Ní gérè tí aago maárùn idàjí bá ti lù, mo ti wà ní ilé ìdáná mi láti dáná oúnjẹ fún àwọn ọmọ mi kí wọ́n lè lọ sí ilé ìwé. Ìgbà míràn tàwọn ọmọ mi ò bá lọ sí ilé ìwé tó jẹ́ ọjọ́ ìsinmi tí èmi ìyá wọn náà wà ní ilé, síbẹ̀ náà mà jí ní kùtùkùtù láti ṣe ìmọ́tótó ilé mi torí mo fẹ́ràn ìmọ́tótó gan àti láti tọ́jú àwọn ọmọ mi. Mo fẹ́ràn kí ilé mi kó dún wò. Nípasẹ̀ bẹ́ẹ̀, mò ń má n tètè jí ní kùtùkùtù òwúrọ̀.

Bí mo ṣe máa yanju àwọn ẹ̀rọ ìṣòro ayára bí àṣá mi, ọ̀nà kan náà ló pín sí, tó jẹ́ wípé màá gbé lọ sí ọ̀dọ̀ dókítà rẹ̀ láti tún un ṣe fún mi. Tí mo bá sì ti dé ibi ibẹ̀, a ti sọ ìṣòro tí ayára bí àṣá mi tó ní. Tó bá jẹ́ bí owó ni a á ra nǹkan si, màá fún un ní iye owó tó fẹ́ tí a bá mi tún un ṣe.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Paapaa ju lọ, lábẹ́ àwọn òbí mi kí n tó lọ ilé ọkọ, wọ́n máa ń sin àwọn ohun ọ̀sìn gan láti pàṣẹ bẹ́ẹ̀. Èmi náà fẹ́ràn ẹranko ọ̀sìn àti pé nígbà mìíràn, àwọn àgbà ilẹ̀ Yorùbá, wọ́n máa ń gbà ní ìyànjú wì pé ka ní ohun ẹranko ọ̀sìn nínú ilé tá ń sìn bí ewúrẹ́ ni, bí adìẹ ni. Wípé tí ibi bá ń bọ̀ nígbà mìíràn, kàkà tí ibi ó fi bá wa, ohun ọ̀sìn wa ni yó bá tàbí tó bá sá fẹ́rẹ́ nínú ilé nígbà mìíràn, a lè mú ohun ọ̀sìn kan ka fàátà nínú ọjà, ká gba owó ta fi ṣe nǹkan ta bá fẹ́ ṣe nínú ilé.

Ètò ìdárayá mi ó dùn gidi gan ni, torí wípé àsìkò náà inú àwọn ọmọ mi máa ń dùn gan, àti pé inú bàbá wọn náà máa ń dùn torí wípé máa ń se oun mèremère láti jẹ ní ìgbà tí wà bá n ṣe ìdárayá. Àwọn alábàágbé mi náà wọ́n máa ń fẹ́ran àsìkò ìdárayá mi gidi gan ni.

Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí kò pín sónà méjì ju ọwọ́ mi lọ tàbí ọwọ́ ọkọ̀ mi. Àwó èéfín kọ́kọ́rọ́ pamọ́ sí ìta ilé tàbí ara ilé torí wípé ò léwu láti ibẹ̀ à mọ ẹni tó ń wò wá. Irú nǹkan báyẹn tí èèyàn bá ń fi kọ́kọ́rọ́ sí ìta ilé àbí sí ara ilé, àìmọye ilé àwọn èèyàn tí olè ti jà ni ìpàṣẹ bẹ́ẹ̀

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ó pín sí ọ̀nà mẹ́ta. Adùn àkọ́kọ́ ni bó ṣe máa ń ṣe bí ṣúgà lẹ́nu, adùn kejì ni bí ó ṣe máa ń ṣe bí mílíkì ní ẹnu mi, adùn kẹta ni bó ṣe máa ń tutù. A tutù sìnsìnsìnlọ́kàn tó jẹ́ wípé tí èèyàn bá mú, a mú kí gbogbo ara èèyàn ó tutù, ara èèyàn ma balẹ̀.

Mi è fò ọ̀wọ̀ ní òjòjúmọ̀ ninú ilé mi àti wípé ọ̀wọ̀ tí mo ní nínú ilé mi ó pé oríṣiríṣi bí àpẹrẹ ọ̀wọ̀ tí mo fí n gbálẹ̀ ìtà ó yàtọ̀ sí èyí tí mo fi n gbálẹ̀ inú ilé mi, ọ̀wọ̀ tí mo fi n gbálẹ̀ inú ilé mi ó yàtọ̀ sí èyí tí mo fi n gbálẹ̀ balùwẹ̀ tí àwọn ọmọ mi ti n wẹ, ọ̀wọ̀ tí mo fi n gbálẹ̀ balùwẹ̀ tí àwọn ọmọ mi ti n wẹ ó yàtọ̀ sí èyí tí mo fi n gbálẹ̀ ibi tí èmi àti ọkọ mi ti n wẹ torí wípé nínú ilé mi ọ̀wọ̀ kọ̀ọ̀kan ó ní ààyè titi ẹ, kẹ́tẹ́ tí mo bá sì tí lo ọ̀wọ̀ kookan ní ààyè titi ẹ ni màá fò.

Aṣọ ibùsùn mi ni mo máa ń wọ̀ ní alẹ́ nígbà tí mo bá fẹ́ sùn. Aṣọ ibùsùn yìí ó yàtọ̀ sí èyí tí mo máa ń wọ̀ lọ ibi iṣẹ́, ó yàtọ̀ sí èyí tí mo máa ń wọ̀ lọ ọjà, ó bẹ́ẹ̀ náà ló sì yàtọ̀ sí èyí tí mo máa ń wọ̀ lọ eré ìdárayá. Irú aṣọ yìí ó máa ń jẹ́ kí n lé mi kò é fún mi, ó máa ń ṣe gééré ní ara mi. Irú aṣọ yìí ó sì pè ní oríṣiríṣi tí mo ní. Ó ní èyí tí mo máa ń wọ̀ ní àsìkò ooru, ó ní èyí tí mo máa ń wọ̀ ní àsìkò òjò tí òtútù bá mú àti èyí tí mo máa ń wọ̀ nígbà tí ọyẹ́ bá wà tí eruku ń fẹ́.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ nígbà èwe mi ò pín sí oríṣìíríṣìí, bí àpẹẹrẹ ẹ̀kọ́ ilé, ẹ̀kọ́ tí àwọn ìyá mi kọ́ mi bí a ṣe ń dá iná dídá àti ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ èyí tí àwọn tíṣà kọ́ wa ní yàrá ìkàwé àti ẹ̀kọ́ ilé ìjọsìn, kíkọ́ orọ̀ Ọlọ́run bí wíwá sáyé Jésù Krístì.

Rárá o, mi ò tíì fún ni ní ẹ̀jẹ̀ rí. Pàápàá jùlọ tí èèyàn bá fẹ́ ṣe irú nǹkan báyìí, èèyàn mọ̀ ni ni láti lọ sí ọ̀dọ̀ dókítà fún àyẹ̀wò kí wọ́n le wò ó bóyá ẹni tí mo fẹ́ fún ní ẹ̀jẹ̀ yìí, bóyá ẹ̀jẹ̀ wa ò báara mu. Nǹkan lè dìde pé mo fẹ́ fún ni ní ẹ̀jẹ̀ kò bójú ni. Ó ní àwọn ìgbésẹ̀ tí èèyàn gbọdọ̀ gbé kí mo tó lè fún ni ní ẹ̀jẹ̀.

Bí mo ṣe ma n ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìpẹ́ sí ayé mi, ó jẹ́ ǹkan tí ò ṣe pé ó fi gbogbo ara rọrùn lọ títí. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ eléèdúú wá torí pé ó fi ààyè gbà mi, ó sì jẹ́ kí ìmárìí ṣe. Ọ̀ní àkọ́kọ́, mo ní ǹkan tí ó jẹ́ wípé aago ni èmi ma ba n ṣiṣẹ́. Mo ma n fi aago sí ǹkan tí mo ba n ṣe. Níkẹ́tẹ́ tí aago tí mo bá fẹ́ ṣe ǹkan bá ti tó ò di dandan kí n ṣe. Bí àpẹẹrẹ, bó ya aago tí mo bá fẹ́ dá iná, bó ya aago mẹ́rin ni, mo bọ́ lọ dá di aago mẹ́fà àbí aago méje. Níkẹ́tẹ́ tí aago mẹ́rin bá ti lu, màá ti bẹ̀rẹ̀ sí dá oúnjẹ iná fún àwọn ọmọ. Tíkẹ́tẹ́ tí méje bá sì ti lu, mo ti bọ́ lọ dáná ǹkan tí mo n ṣe tán. Ìgbà míràn tí n bá ti ṣe é tán, màá fi lẹ́ torí lẹ́yìn aago méje, o tún ní ǹkan mi tí mo fẹ́ ṣe.

Ẹn, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi kì í ṣe nǹkan tó lọ gùngùn lọ títí torí pé lẹ́nu iṣẹ́ mi bí ọ̀gá lemi náà jẹ́ ní ẹnu iṣẹ́. Nkàn eyọ kàn péré ni mo fẹ́ kọ́ ní ẹnu iṣẹ́ mi tí ó sì ṣe wípé mo fẹ́ kọ́ láti ọ̀ àti ọ̀dọ̀ ọ̀gá mi pátápátá wípé ìgbà mìíràn tí ọ̀gá mi ò bá bọwọ́ lu ìwé iṣẹ́ tí kò sí nílé, a ní leè ṣiṣẹ́ tàbí tí kò bá kọ àwọn nǹkan kọ̀ọ̀kan kalẹ̀, a ní leè ṣiṣẹ́. Irú nǹkan báyẹn ọ̀gá mi náà ti dà mí níyànjú pé mo gbọdọ̀ lọ kọ́ nǹkan tóùń kọ ka tó lè bẹ̀rẹ̀ iṣẹ́. Ó di dandan fún mi kí n kọ́.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò mi kò le rárá. Bí àpẹẹrẹ, tó bá jẹ́ ìrìnàjò láti ẹnu iṣẹ́ mi, ó di dandan kí n kó àwọn ọmọ mi lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí mi, tàbí kí n kó àwọn ọmọ mi lọ sí ọ̀dọ̀ àwọn bàbá ìyá wọn, ìyá wọn fún ìtọ́jú. Torí ọkọ mi kò le tọ́jú àwọn ọmọ mi tí mo bá rin ìrìnàjò. Ìgbà mìíràn, ọkọ mi á kó àwọn ọmọ mi àtohún lọ sí ilé àwọn ọ̀rẹ́ rẹ̀ fún ìgbà tí màá fi dé láti ìrìnàjò. Tí mo bá sì ń rin ìrìnàjò, màá ṣe ní dandan láti dá oúnjẹ tí yóò gbé ọkọ mi àti ọmọ mi di ìgbà tí màá fi ṣẹri padà láti ìrìnàjò.

Bẹ́ẹ̀ni, mo máà ń ka àwọn àdéhùn dáadáa, pàápàá jùlọ bí ènìyàn àwa ẹlẹ́ran ara. Bí mo bá ṣe bá ọ sọ̀rọ̀, bo bá ṣe dá mi lóhùn àbí bóyá mo fi atejise fún ọ lórí ẹ̀rọ agbéka wa, bo bá ṣe dá mi lóhùn, bẹ́ẹ̀ni máa ṣe dá ọ lóhùn padà. Nípasẹ̀ bẹ́ẹ̀, màá farabalẹ̀ ka àwọn àdéhùn dáadáa kí n lè mọ irú nǹkan tí ẹni kankan gbìyànjú láti sọ.

Mo ti kẹ́yìn ní àlà burúkú, ò tí ì ṣe díẹ̀. Paapaa jùlọ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dà erin ara, àì gbàdúrà ká ní àlà burúkú. Àlà burúkú kì í ṣe ǹkan tó dára rárá gẹ́gẹ́ fún èmi. Èmi ẹ sábà ní àlà burúkú torí pé ìgbà mìíràn tí mo bá ní àlà burúkú, inú mi èdùn, mi ò lè fojú sí ibi iṣẹ́ mi tí àwọn oníbàárà mi náà bá ń bá mi sọ̀rọ̀, inú mi èdùn sí wọn. Àwọn ènìyàn tó sún mọ́ mi, wọ́n tètè máa mọ̀ pé ǹkan ṣe mí ní ọjọ́ tí mo bá ní àlà burúkú.

Èmi è pín àwọn owó mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi torí èmi fẹ́ kí owó kó dá èmi àti ènìyàn rára pọ̀. Dípò àwọn ọ̀rẹ́ mi torí owó i jẹ́ nǹkan tó burú gan an ni. Owó lè díjalẹ̀, owó kò lè pàrọ̀ irú ìwà tí èèyàn ní.

Rárá o, mi èrò ọ̀rùn nígbà tí mo bá sùn, pàápàá jùlọ mi e ṣe ènìyàn tó fẹ́ràn láti máa ọ̀rùn nígbà tí mo bá dúbulẹ́sùn àti pé ìgbàgbọ́ mi ni wípé irú àwọn ènìyàn tó máa ń ọ̀rùn nígbà tí wón bá sùn, wón máa ń jẹ́ ènìyàn tó sanra ní ọ̀pọ̀ ìgbà mii.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn gẹ́gẹ́ bí ọmọ Krìstẹ́nì tó tọ́. Ó ti di dandan fún mi láti lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ ọjọ́ isinmi láti lọ jọ́sìn pẹ̀lú elédùmarè àti pé láti sọ gbogbo èrò ọkàn mi kí elédùmarè ko dáhùn gbogbo àdúrà mi. Pàápàá jùlọ, mo jẹ́ ọ̀gá àwọn ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn. Mo ní ipa tí mò ń gbé nínú ìjọ lápapọ̀

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni àkàrà elépo pupa, pàápàá jùlọ àwọn dókítà máa ń gbà wá ní ìyànjú láti jẹ àkàrà elépo pupa torí pé ó ní ipa pàtàkì tó ń kó ní àgọ́ ara wa, ó máa ń ṣe àgọ́ ara wa lóore àti wípé ó jẹ́ oúnjẹ àwọn ìṣẹ̀mbáyé ilẹ̀ Yorùbá tí mo fẹ́ràn jù lọ bí àpẹẹrẹ tí wọ́n bá ń ṣe ọdún Ògún, tí wọ́n bá ń ṣe ọdún Àyàn nínú ìdílé bàbá mi, irú oúnjẹ yìí la máa ń jẹ, ó pọn dandan ká ṣe irú oúnjẹ yìí, a sì tún máa ń pín fún àwọn aládùúgbò wa pẹ̀lú.

Ohun tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun, ó pé ọ̀nà oríṣiríṣi bí mẹ́rin. Àkọ́kọ́ tí mo bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, mo gbọ́dọ̀ rí ìmúra rẹ̀ torí Yorùbá náà ló sọ wípé ìmúra ni ìsọnilọ́jọ́ àti wípé mà á gbé ẹyẹ wò bó ṣe lè sọ̀rọ̀ sí, bóyá ó ní ìwà ìrẹ̀lẹ̀ torí gẹ́gẹ́ bí èmi, òṣìṣẹ́ tí mo máa ń gbà ó gbọ́dọ̀ ní ìwà ìrẹ̀lẹ̀, ó gbọ́dọ̀ ní ìwà tẹríba fún àwọn oníbàárà mi. Òṣìṣẹ́ tuntun mi ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ràn kí nǹkan ó mọ́, kó má jẹ́ onídọ̀tí torí aṣọ rẹ̀ ó gbọ́dọ̀ dùn ún wò àti wípé àwọn oníbàárà mi wọ́n máa ń fẹ́ kí àwọn òṣìṣẹ́ mi kí wọ́n dùn ún wò, kí wọ́n dùn ún rì láwùjọ.

Bí mo ṣe máa ń ṣètò àwọn méèlì mi, ó pín sí ọ̀nà bí mẹ́ta tí mo bá wò dáadáa. Àkọ́kọ́ ná, méèlì iṣẹ́ mi, ó máa ń yàtọ̀ sí ibi tí mo máa ń gba méèlì àwọn eré ìdárayá àbí méèlì tí mo bá fẹ́ ra aṣọ ní ìlú mìíràn. Irú méèlì báyìí èmi ê dáàpọ̀ mọ́ méèlì ibi iṣẹ́ mi torí pé mo mú iṣẹ́ mi ní ọ̀kúnkúndùn àti pé méèlì iṣẹ́ mi mo yà á sọ́tọ̀. Orúkọ tí mo fi sí i tí èèyàn bá ti rí gan, èèyàn ó ti mọ̀ pé méèlì iṣẹ́ ni eléyìí wà fún, eléyìí ó wà fún méèlì ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Pàápàá jùlọ, mo jẹ́ ènìyàn kan tí e fẹ́ràn láti jẹ oúnjẹ àwọn ayé ìsìnyí torí ọ̀pọ̀ oúnjẹ àwọn ayé ìsìnyí ni kò dáa fún ara wa. De bíi wipé àwọn dókítà náà máa ń gbà wá níyànjú nílé ìwòsàn pé ka jẹ èso. Tí owó bá ti wà ní ọwọ́ títèmi, èmi máa ra èso àti ẹ̀fọ́, màá jẹ àwọn oúnjẹ àwọn àbáláyé ilẹ̀ Yorùbá torí oúnjẹ àwọn àbáláyé yìí, nǹkan tó ń ṣe lára àwọn bàbá ńlá wa láyé ìgbàanì, nǹkan tó dáa púpọ̀ ni. A rí i pé láyé ìgbàanì, kò sí nǹkan tó jọmọ́ àìsàn jẹjẹrẹ, àìsàn oríṣìíríṣìí tó gba òde kan láyé ìsìnyí torí náà, oúnjẹ tí mo máa ń jẹ, oúnjẹ tó máa ń ṣe ara mi lóore ni. Èmi e sì ra àwọn oúnjẹ ayé ìsìnyí àwọn midi midi bẹ́yẹn fún àwọn ọmọ mi torí oúnjẹ táwọn ọmọ mi ò bá jẹ, èmi mo máa ń ṣe, mo máa ń sè é fúnra mi.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ torí pé kí n tó ṣe ìgbéyàwó ni bàbá mi ti fi ọkọ̀ tamílọ́rẹ̀ ní kété bí mo ṣe parí yunifásítì ńlá torí ìgbéjáde mi, ó mú inú àwọn òbí mi dùn gan ni. Won fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́, won fi tamílọ́rẹ̀.

Gíga tí mò ń ga kì í ṣe gíga tó lọ títí torí pé mi ń ṣe ènìyàn gíga báyẹn. Mò ń ga jù, bẹ́ẹ̀ ni mi ò kúru jù. Mo wà ní àárín. Bẹ́ẹ̀ náà ni ọkọ mi, ọkọ mi ẹṣẹ ènìyàn tó ga jù àti àwọn ọmọ mi. Pàápàá jùlọ ọ̀rọ̀ gíga yìí, màá ní mo mú látọ̀dọ̀ àwọn òbí mi torí àwọn òbí mi wón ga jù, bẹ́ẹ̀ ni wòn kúru jù àti pé àkọ́bí àwọn òbí mi nìkan ni mo lè ní oo ga jù nínú ìdílé bàbá mi torí ó fi jọ bàbá ńlá bàbá wa kan ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣepọ̀ mi, ó di dandan fún mi torí ènìyàn burú, ẹlòmíràn ìwà mí ni a fi síta tí a máa rí, ìwà mí ni ó wà ní inú rẹ̀ tí ó máa wù nínú ilé àbí sí àwọn ìdílé rẹ̀. Èmi ti ṣe dandan fún ara mi torí wípé mi ò fẹ́ ẹni tí ó fi ìwà dúdú sínú tó ń pòótọ́ funfun jáde. Ìru ẹ̀dá bá yàn, ó jẹ́ ẹ̀dá tó yẹ kí èèyàn sáfún àti pé fún bí àpẹẹrẹ mo wò pé gẹ́gẹ́ bí àwọn ènìyàn ò ṣe kókó ká máa ṣe ìwádìí àwọn tí a bá ní aláṣepọ̀ bí i àwọn oníbàárà mi. Àwọn oníbàárà mi gbogbo mo máa ń ṣe ìwádìí wọn torí ẹlòmíràn o le gbé ọjà lọ kó ní "àá kín dúró di ọjà tó ń bọ̀ lọ́hùn kó hùn tó fún mi ní owó." Irú èèyàn báyìí tí ń bá ṣe ìwádìí ẹ̀ tó gbé owó mi sá lọ báwo ni mo fẹ́ ṣe? A jẹ́ pé ilé ìtajà mi a di bùntúgẹrẹ kò ní sí ọjà mọ́. Èmi máa ń ṣe ìwádìí wọn gan ni.

Bẹ́ẹ̀ni, mò máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, pàápàá jùlọ òṣìṣẹ́ tó bá jára mọ́ iṣẹ́ rẹ̀ ó di dandan kí n fún un ní kóríyìn. Ìparí oṣù tí mò bá ti ń fún wọn lówó, màá ṣeení dandan fún mi, kí n fi kún owó wọn. Tàbí ìgbà mìíràn bí ta bá fẹ́ ṣe ọdún Kérésìmesì, màá fún wọn ní ǹkan ní ibi iṣẹ́. Tàbí nígbà mìíràn torí òṣìṣẹ́ tí mo ní ọ́pọ̀ díẹ̀, ẹlòmíì jẹ́ Krìstẹ́nì, ẹlòmíì jẹ́ Mùsùlùmí, ẹlòmíì gan alára, ó jẹ́ àwọn ẹ̀sìn àbáláyé tí àwọn bàbá nlà wá ṣe. Ìgbà mìíràn tí wọ́n bá ń ṣe ọdún wọn, màá fún wọn ní ǹkan. Ìgbà mìíràn gan tí ò bá sí ǹkan kan tí à ń ṣe, ti ó kan wù mí, wipé àwọn òṣìṣẹ́ mi mú orí mi wú àbí tí mo wà ní ipò tí inú mi dùn ó di dandan kí n mú inú àwọn òṣìṣẹ́ mi dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ìgbà mìíràn tí mo bá ní ọjà tuntun nílẹ̀, ó di dandan kí n ṣe ìgbéjáde pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi. Ìdí tí a fi ń ṣe irú nǹkan báyìí ni wípé kí àwọn oníbàárà tún nì bá wa ra ọjà tẹ́lẹ̀ wọ́n rí àwọn ohun tuntun. Táa ní tàbí ẹlòmíràn kẹ́ lè máa kọjá kó ti máa wá irú ọjà bẹ́ẹ̀ tó jẹ́ pé nípa ìgbéjáde yìí ló ti rí irú nǹkan tó ún fẹ́ àti nǹkan tó ti wá tipẹ́ díẹ̀

Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi, pàápàá jùlọ, mo jẹ ènìyàn tó jẹ́ wípé nǹkan tí mi ń bá mọ̀ tó jọ mọ́ ǹkan ara mi, mi fẹ́ fi lọ ẹ̀dá mìíràn kí wón máa ma sọ ǹkan mi fún, àti wípé mímọ àmì ìràwọ̀ mo rò pé láyé àwọn bàbá ńlá wa, ìrú àsìkò báyìí ni mo rò pé ó máa ń jẹ́ àsìkò tó jẹ́ wípé èèyàn lè mọ àmì ìràwọ̀ àti pé elédùwà ló dá wa, elédùwà dá wa sáyé èmi orin elédùwà nìkan ló lè mọ àmì ìràwọ̀ tí èèyàn kankan yàn.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù lọ, pàápàá jùlọ. Inú ọgbà mi ni mo gbé ọkọ̀ mi sí. Inú ọgbà mi, mo gbin ẹ̀fọ́, mo gbin ewédú, mo gbin oríṣiríṣi èso. Ìdí tí mo fi fẹ́ràn ọgbà púpọ̀ ni wípé ìgbà tí mo wà ní ọ̀dọ̀ àwọn òbí mi gan-an, kí n tó lọ sí ilé ọkọ, àwọn òbí mi náà ní ọgbà tí wọ́n gbin ohun mèremère. Nípasẹ̀ bẹ́ẹ̀, ọgbà níní, mo pọn dandan wípé èmi náà ni ní ilé mi.

Bí mo ṣe máa ń ṣe ìṣètò àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹ́gbẹ́ òpin sí ọ̀nà oríṣiríṣi. Ọ̀nà àkọ́kọ́ ni wípé èmi ẹ́ ṣe ènìyàn tó dídi máa ń sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹ́gbẹ́ àti wípé tí wọ́n bá ti ní kín sọ̀rọ̀ ni màá tó sọ̀rọ̀. Ǹkan mi bẹ tó jẹ́ wípé tí o bá kàn mí, èmi ì dáa sí. Ǹkan mi sì wà pé tó bá jẹ́ pé ó kàn mí, màá kàn ṣe bíi pé ó kàn mí. Tí wọ́n bá ti fún mi ní ààyè láti sọ̀rọ̀, èmi ẹ́ sọ̀rọ̀ àti pé ẹgbẹ́ kọ̀ọ̀kan ó máa ń ní olórí titi rẹ̀.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀ ó pín sí ọ̀nà ìpa oríṣìíríṣìí. Àkọ́kọ́ tó bá bọ̀ sí ọjọ́ tí mo lọ sí ibi iṣẹ́, àsìkò tí màá dé ó máa ń bọ̀ sí àsìkò tí ọjọ́ bá rọ̀. Nípasẹ̀ báyìí iná dídá alẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ìgbà mìíràn tí mo bá wà ní ilé tí mi ò lọ sí ẹnu iṣẹ́ mi, màá ma sùn nínú ilé torí òórùn ìgbámí tí ọjọ́ bá rọ̀ ó máa ń wọ ara àti pé tí mo bá ní iṣẹ́ láti ṣe bí ọwọ́ òru, ó di dandan fún mi kí n dùbúlẹ̀ nígbà tí ọjọ́ bá rọ̀. Ó di dandan fún àwọn ọmọ mi náà hun o dùbúlẹ̀ nígbà tí ọjọ́ bá rọ̀ torí bí ọwọ́ òru tèmi náà bá ń ṣiṣẹ́ ó di dandan fún àwọn ọmọ mi káwọn náà máa ka àwọn ìwé ilé ẹ̀kọ́ wọn.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ olùgbọ́ nílé mi, pàápàá jùlọ. Mo rò pé ó di dandan gẹ́gẹ́ bí ìdílé kọ̀ọ̀kan kí á ní àwọn ẹ̀rọ olùgbọ́ nínú ilé wa. Nípasẹ bẹ́ẹ̀, a lè máa kọ́ nǹkan tuntun tuntun torí àsìkò ta Wàyí, àsìkò ayé ìgbàlódé ni, àti pé nípasẹ bẹ́ẹ̀, àwọn ọmọ wa náà, wọn a máa rí ìrísí nǹkan tó ń lọ ní ìlú mìíràn tó yàtọ̀ sí ìlú ta wà. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn ìròyìn oríṣiríṣi èèyàn sì lè máa gbọ́ nípa ẹ̀rọ báyìí.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù lọ òpin sí ìpa mẹ́ta. Àkókò àkọ́kọ́ ni àkókò Kérésìmesì tí àwa Krìstẹ́nì táa máa ṣe ọdún. Irú àkókò yìí, àwọn mọ̀lẹ́bí wa tó wà ní òkè òkun, wọ́n á wálé, á ṣe ọdún papọ̀, a dáná, a fún àwọn aládùúgbò ní oúnjẹ lóríṣiríṣi, a tún ní ìṣòro, a bara wa sọ̀rọ̀. Nípasẹ̀ bẹ́ẹ̀, a ní ìrísí ohun tuntun. Àkókò kejì ni àkókò ọdún tuntun bí ta bá ń wọ ọdún tuntun. Àkókò yìí, gbogbo Mùsùlùmí, Krìstẹ́nì, oníṣẹ́ ẹ̀bá yìí, gbogbo wa ni à ń ṣe ọdún. Mo fẹ́ràn àkókò yen ná. Àkókò tí mo tún fẹ́ràn jù lọ ni àkókò ilé ìyá àwọn Mùsùlùmí tí wọ́n máa ń pa erin àgbò torí àwọn mọ̀lẹ́bí mi kan Mùsùlùmí ni wọ́n. Irú àkókò báyìí, a lọ sí ilé wọn, a bá wọn dáná, á jẹran lóríṣiríṣi torí apa erin àgbò.

Bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Torí èmi náà jẹ́ ènìyàn tó ń ta ọjà ní inú ọjà. Ìdúnadúrà mi nígbà mìíràn tí èèyàn ò bá múra, ó máa di ìjà mọ́ eeyàn lọ́wọ́. Torí nígbà tí o bá ní iye báyìí ló fẹ́ ta nǹkan tí wọ́n ní rárá, iye báyìí ni. Tàbí nígbà mìíràn tí èmi náà bá lọ sí ìsọ̀ ẹlòmíràn láti lọ ra nǹkan ta wọ́n bá ń dúnadúrà tí ọ̀rọ̀ ò bá wọ̀ tí mò ń bẹ irú ènìyàn bẹ́ẹ̀ tó wá sọ di ìjà mọ́ mi lọ́wọ́ ní kété ni màá gbé báàgì mi máa sì kúrò ní ìsọ̀ rẹ̀. Ìdúnadúrà tó bá ti jọ mọ́ ìjà, èmi ò fẹ́ rárá. Torí tí mo bá ń dúnadúrà pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti ìtẹríba ni mo máa ń fi ń ṣe é.

Èdè tí mo fẹ́ kọ o pín sí ọ̀nà méjì. Àkọ́kọ́ náà, èdè Haúsá torí ilẹ̀ Haúsá ni mò ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Èdè náà kò yé mi. Bó ti lẹ̀ jẹ́ pé ìlú náà mo ti lọ sí ilé ìwé gíga, ta mọ̀ sí unifásítì. Di òní àárọ̀ yìí tí mo fi lọ kọ́, tí mo fi bímo mi nínú ìlú náà, mi ò gbọ́ èdè. Irú èdè báyìí lọ́wù ni ì ń kọ́. Èdè kejì ni èdè àwọn Ghana torí ìyá mi, ìlú tó ti wá nìyẹn. Ó gbọ́ èdè yìí gan ni àti pé bàbá mi náà ó máa ń sọ ìlú Ghana ni bàbá mi ti lọ sí unifásítì àti pé àwọn ẹ̀gbọ́n mi kan inú ìlú yẹn ni wọ́n bí wọn sí. Irú èdè méjì yìí ló wù mí kọ́.

Ìlànà ìpolówó mi ò pín sónà oríṣìíríṣìí. Àkọ́kọ́, èmi jẹ́ ènìyàn tó jẹ́ wípé mo máa ń san owó fún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nílé rédíò, wọ́n bá mi ṣe ìpolówó ọjà mi. Àkọ́kọ́, èmi jẹ́ ènìyàn tó jẹ́ wípé mo máa ń san owó fún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nílé rédíò, wọ́n bá mi ṣe ìpolówó ọjà mi. Ìgbà mìíràn, èmi gan-an fúnra ra mi nílé ìtajà mi, màá polówó ọjà mi káàkiri pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi kí n gbé orin tí ó máa dùn. Ípasẹ̀ bẹ́ẹ̀, màá pe àwọn èrò sí ojú ọjà mi tí wọ́n ó fi mọ irú nǹkan tí mo máa ń tà. Ìgbà mìíràn, mo máa ń lọ sí orí móhùnmáwòrán láti lọ polówó ọjà mi fúnra mi. Owó náà ni mo ṣe máa ń san fún irú nǹkan báyìí. Orí móhùnmáwòrán, ipa ti ẹ̀, màá sọ̀rọ̀, èmi máa polówó ọjà mi fúnra mi. Wọn á bèrè àwọn ìbéèrè lọ́wọ́ mi nípa ọjà mi, nǹkan tí ọjà mi lè ṣe fún àwọn ènìyàn àti nǹkan tó wúlò fún un.

Gbogbo ìgbà ni èmi máa ń fò ní òwúrọ̀ kí n tó lọ sí ẹnu iṣẹ́ mi. Pàápàá jùlọ èmi ti jẹ́ kó pọn dandan fún mi pé kí mo bọ́ lọ fò kí n tó jáde kúrò nínú ilé mi. Fífò jẹ́ àwọn ọ̀nà tí ó máa ń mú kí a na ara wa gẹ́gẹ́ bí ènìyàn àti pé ó máa ń mú kí ìlera ọ̀tọ̀ kó bá wa. Àwọn ọmọ mi náà nipase bẹ́ẹ̀, àwọn náà máa ń fò, wọ́n sì máa ń jí pépé. Bẹ́ẹ̀ni ọkọ mi. Ó jẹ́ ènìyàn tó fẹ́ràn nǹkan ìlera tí ó mú ara èèyàn jí pépé. Gbogbo ilé mi lápapọ̀ ni a máa ń fò ní ojojúmọ́ kí a tó bọ́ sí ẹnu iṣẹ́ wa.

Bí mo ṣe ń dáhùn fóònù ní ibi iṣẹ́, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Ìgbà mìíràn tí fóònù mi bá dùn, èmi ò ní gbè torí ẹnu iṣẹ́ ni mo wà. Paa pà jùlọ tí ọ̀gá mi bá gbé iṣẹ́ kan fún mi tó sì fún mi ní aago tí mo bọ̀ lọ parí iṣẹ́ náà. Irú ìpábẹ́ẹ̀ tí fóònù mi bá dùn, èmi ò ní gbè. Ìgbà mìíràn tí ọkọ mi bá pè mí, kò sí irú iṣẹ́ ọ̀hún tí mo lè máa ṣe, màá tọrọ ìyọ̀nda lọ́wọ́ ọ̀gá mi kí n tó gbé fóònù náà. Ìgbà mìíràn tí fóònù ibi iṣẹ́ bá dùn, màá sáré gbe láti sọ fún ọ̀gá mi pé fóònù ibi iṣẹ́ ni, kì í ṣe fóònù titi ara mi.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi túmọ̀ sí Òluwa, mo dúpẹ́. Mo dúpẹ́, ìtumọ̀ orúkọ mi nìyàn, àti pé bí mo ṣe mọ ìtumọ̀ orúkọ mi, mo bèèrè lọ́wọ́ àwọn òbí mi ìgbà tí wọ́n sọ ìtumọ̀ fún mi. Èmi náà gbé sí rìṣẹ́ẹ̀sì fún ara mi láti wá dáradára pé ìtumọ̀ orúkọ mi ó di dandan fún mi láti mọ̀. Paapaa jùlọ, àwọn ọmọ mi ní ọ̀kọ̀ọ̀kan wọn, wọ́n mọ ìtumọ̀ orúkọ wọn. Máa gbà níyànjú gẹ́gẹ́ bí òbí àbí alágbàtọ̀ láti jẹ́ kí àwọn, àwọn ọmọ wa kọn máa mọ ìtumọ̀ orúkọ wọn.

Bẹ́ẹ̀ni, ó di dandan gẹ́gẹ́ bí ẹni tó ń tajà láti gbá a níyàn ẹ máa di ọjà àbọ̀ nígbàtí o bá wà nínú ọkọ̀. Gẹ́gẹ́ bí èmi tí ọjà mi bá kù, ó di dandan kí n dè padà lọ sí ìsọ̀ mi tàbí inú ilé mi. Ìgbà mìíràn àjẹ́ lè má wà, ó di dandan kí yẹn palẹ̀ mọ́ ọjà ènìyàn. Ìgbà mìíràn àjẹ́ lè wà, ó di dandan. A ti wí pé gẹ́gẹ́ bí èmi ẹlẹ́rìn ára, èmi e gbá a níyànjú kí èmi àti ẹlòmíràn tá ń jọ ń ta irú ọjà kan náà, ká jọ máa di ọjà pọ̀ kó lè bọ́ sí odidi. Torí pé inú mi ni mo mọ̀, mi ò mọ inú ẹni kejì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé, pàápàá jùlọ. Mo jẹ́ ènìyàn tó je wipé iṣẹ́ rẹ̀ nígbà mìíràn, ó gbà láti ka ìwé. Mo láì ìwé kíkà gan-an ni. Nípasẹ̀ bẹ́ẹ̀, àwọn ọmọ mi náà, wọ́n kọ́ láti ara mi àti pé ọkọ mi, olówó orí mi, ó fẹ́ràn ìwé kíkà. Àwọn òbí mi tó tọ́ mi náà, àwọn náà máa ń ka ìwé tó fi jẹ́ pé inú ilé mi, a ní yàrá ìyọ̀sọ́tọ̀ fún ìwé kíkà tí ọmọ bá ti fẹ́ kàwé àbí èmi tí mo jẹ́ ìyá wọn tàba ti fẹ́ ṣiṣẹ́ lórí ìwé odì dandan, ka wọ inú yàrá yìí. Yàrá yìí kò é sí ariwo, ìdákẹ́jẹ́ sáá lo wà nínú yàrá yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba méèlì àìwúlò nígbà mìíràn kì í ṣe gbogbo ìgbà. Bí àpẹẹrẹ, bóyá mo fẹ́ ṣí ǹkan lórí fóònù mi, mo wá ṣe àṣìṣe láti fi méèlì mi sí. Irú àṣìṣe báyìí, méèlì ara àwúlò ló máa ń wá sí orí rẹ̀. Tàbí nígbà mìíràn, àwọn tá ń jọ ń ṣiṣẹ́ níbi iṣẹ́ mi, tí wọ́n bá fẹ́ ṣe àwàdà àbi tí wọ́n bá fẹ́ wá wàhálà mi nígbà mìíràn bí àwàdà, wọ́n á máa fi àwọn méèlì aláìwúlò ránṣẹ́ sí mi kí n lè rẹ́ni àbí kí n sá sọ̀rọ̀ torí èmi ṣe èmi ni tó ń sọ̀rọ̀ púpọ̀ lọ títí.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi, ó pín sọ́nà oríṣiríṣi gan-an torí mo fẹ́ràn ìtọ́jú ara. Bí mo ṣe ń tọ́jú ara mi ni mò ń tọ́jú àwọn ọmọ mi àti àwọn ọkọ mi. Láàkọ́kọ́ ná, kété mo bá ti jí ní òwúrọ̀, pàápàá jùlọ tó bá bọ́ sí ọjọ́ tí mi ò ré ibi iṣẹ́ mi, kété mo bá ti jí, màá bọ́ sí balùwẹ̀, màá wẹ̀. Èmi máa ń jẹ́ kí ara mi mọ́ láti wọ ilé ìdáná lò dá iná. Kété mo bá ti wè ẹtán, mi máa wẹ àwọn ọmọ mi ná. Débi wípé tó ò bá ti wẹ̀, ò ní jẹun nínú ilé mi. Ọ̀nà kejì tó tún pẹ́ sì ni wípé ìgbà mìíràn, ẹ̀ẹ̀kan láàrín oṣù, màá gbé àwọn ọmọ mi àti èmi ná, á lọ bá àwọn tó máa ń fọ ẹsẹ̀, tó máa ń ṣe ìtọ́jú ojú. La lọ sí ibi ibẹ̀ láti ṣe ìtọ́jú ara wa.

Bẹ́ẹ̀ni, mo ti dúró léèrò láì lo ẹ̀rọ ayárabíàṣá ju ọjọ́ kan lọ pàápàá torí ìgbà yìí ni fóònù mi ó bàjẹ́ tó gbé mi fún bíi ọjọ́ méjì láti lo ẹ̀rọ ayárabíàṣá yìí. Ṣùgbọ́n orí bàkan ni ara mi torí mo, mi ò fẹ́ràn ara mi bí mo ṣe wà. Ó ń ṣe mí bíi pé ǹkan kan ń sọnù nínú ara mi dé bí pé mò ń kara mọ́ àwọn ọmọ mi àti ọkọ mi. Tí èèyàn bá ti rí mi, èèyàn ó mọ̀ pé ẹ̀rọ ayárabíàṣá mi kò sí ní ọwọ́ mi ní àkókò náà torí ojú mi ò dùn wò àti pé èmi tí mo fẹ́ràn láti máa ya àwọn nǹkan sórí ẹ̀rọ ayárabíàṣá mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn gan ni, torí mo fẹ́ràn ẹ́ jù. Àwọn ọmọ mi náà, won e fi ṣeré ní kété táa bá ti ti ibiṣẹ́ dé. Táa bọ́ sílé ìdáná, táa bu omi sára, a jókòó ti àwọn ètò tẹlifísàn lórísìírísìí la máa wò. Àti pé nípasẹ̀ àwọn ètò yìí, èèyàn máa ní ìṣíjú láti kọ́ ohun tuntun àti pé láti mọ nǹkan tó ń lọ láwùjọ mìíràn ní ìlú mìíràn. Ètò tí mo fẹ́ràn jù lọ ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin gan ni, àti pé kò sí ọjọ́ kan tí ó kọjá láìṣẹ pé mo kọ orin, àti pé mo jẹ́ ọ̀gá akọrin nínú ìjọ mi. Kò sí ọjọ́ tí èmi o kò rìn. Nípasẹ̀ bẹ́ẹ̀, àwọn ọmọ mi náà wọn máa ń kọ orin. Kò sí orin tí èmi e kọ. Orin àbáláyé àti orin àwọn ìgbàlódé gbogbo ni èmi máa ń kọ ní tìtẹ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fo, pàápàá jùlọ ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn jùlọ nígbà mìíràn àti pé àwọn ọmọ mi wọ́n fẹ́ràn fífò ní gbogbo ìgbà. Àwọn bàbá wọn náà ó jẹ́ ọ̀gá wọn tó fẹ́ràn kí wọ́n máa na ara. Nípa eyì, èmi náà fẹ́ràn kí n máa fo. O jẹ́ nkan tí mo mọ̀ dáradára.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ó pín sí ọ̀nà méje. Torí àkọ́kọ́ náà, àjọ̀dún ibi iṣẹ́ mi ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù lọ gan-an ni. Torí wipé a máa ń fún ara wa ní ẹ̀bùn oríṣìíríṣìí lẹ́nu iṣẹ́. Ọ̀gá wa náà sì máa ń fún gbogbo àwọn òṣìṣẹ́ ní ẹ̀bùn. Ikeji ni àjọ̀dún inú ìjọ. Àjọ̀dún inú ìjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́, pàápàá jùlọ tó bá ti kan ẹgbẹ́ ẹ wa, mo fẹ́ràn rẹ̀ gan. A dàna, a jẹun lóríṣìíríṣìí, debi pé à tún ran àwọn tó kù diẹ́ kaa tọ́ fún nínú ìjọ àti ní àwùjọ. Yálà Mùsùlùmí ni ó abi Krìstẹ́nì.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ, pàápàá jùlọ oúnjẹ jíjísé. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, tó bí pé ọkọ mi kì í fẹ́ jẹun níta. Taa bá lọ fún eré ìdárayá, wọ́n fún wa ní oúnjẹ. Àbí ká lọ fún patí ní ìgboro, ọkọ mi ń jẹun. A á ṣe ní dandan pé mo dáná ní ilé wa ká tó jáde. Mo mọ oúnjẹ sè bíbí pé tí wọ́n bá ń ṣe nǹkan ládùúgbò mi, wọ́n a máa pè mí pé kí n wá bá wọn dáná. Ípaṣẹ tán sì fi mọ̀ pé mo mọ oúnjẹ sè ni wípé tí a bá ń ṣe ọdún Kérésìmesì, mo máa ń fún wọn lóúnjẹ. Ípaṣẹ bẹ́ẹ̀ ni wón fi mọ̀ pé mo mọ oúnjẹ sè. Àwọn ọmọ mi náà ò ní jẹun níta. Tẹ́ bá fún wọn lóúnjẹ, wọ́n ni ìyá wọn ò tíì dáná fún wọn ní ilé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀, pàápàá jùlọ. Ó máa ń jẹ́ kí màá rántí ìgbà tí mo kéré tí bàba bàbá mi tó wá sí ilé wa tó gbé mi jáde láti wá wo ìràwọ̀, tún ṣíbẹ̀ ṣíṣan àwọn ìtàn oríṣìíríṣìí fún mi. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo fẹ́ràn rẹ̀. Àwọn ọmọ mi náà máa ń fẹ́ràn wíwo ìràwọ̀, débi wipé tí ìràwọ̀ bá ti yọ ní ojú ọjọ́, wọ́n máa wá pè mí pé kí n wá wo ìràwọ̀.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ kì í ṣe ǹkan tó fararọ rárá torí àsìkò ìparí iṣẹ́, mo bọ̀ lọ parí gbogbo iṣẹ́ mi ní ọjọ́ yen gangan kí n tó lọ sí ilé. Àti pé ìgbà náà ọ̀gá mi náà a wà ní ibi tó ń ṣe iṣẹ́ tirẹ̀, a tún fẹ́ kí n parí iṣẹ́ ti tèmi kí n wá ṣe iṣẹ́ ti tòun. Ìgbà mìíràn, màá ti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní ilé kí n tó lọ sí ibi iṣẹ́ kó ba lè fi ìrọ̀rùn bá mi kí n tètè dé ilé kí ilẹ̀ tó ṣú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wà ní òru, pàápàá jùlọ àsìkò yìí ni mo lè máa ń ṣiṣẹ́ dáadáa nitorí pé àwọn ọmọ mi ó ti sùn, kò sẹ́ni tí ó máa bá mi rojọ́, kò sẹ́ni tí ó fẹ́ kí n fi nǹkan tí mò ń ṣe lẹ́ẹ̀ kín wá bo ń ṣe iṣẹ́ ilé òun. Pàápàá jùlọ òru jẹ́ àsìkò ìdákẹ́jẹ́ẹ́ tí iṣẹ́ mi máa ń yára gan láti ṣẹ.

Ọjọ́ ìsinmi tó lọ ní òhun, ni mo kẹ́yìn lọ wo ènìyàn ní kété bí a ṣe kúrò ní ilé ìjọsìn. Èmi mo gbà bẹ́ lọ àti èmi àti ọkọ mi àti àwọn ọmọ mi torí pé èmi ẹ́ ṣe ènìyàn tó lọ máa ń wo ẹlòmíràn ní ilé torí pé iṣẹ́ mi ó máa ń gba àkókò gan. Bẹ́ẹ́ náà ni titi ọkọ mi. Pàápàá jùlọ ẹni táa lọ wò torí pé ara ènìyen kò yá ló fi di dandan yí pé mo gbọ́dọ̀ lọ sí ilé ènìyàn ní ọjọ́yen torí tí mo bá lọ dé ilé láti ilé ìjọsìn yí pé ká ṣe máa lọ láti ilé mi ò ní le lọ sí ibi bẹ̀ mọ́.

Rárá o, mi ò lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí mo bá mú ohun mímu. Pàápàá jùlọ, èmi ò fẹ́ràn ohun mímu dé bí wí pé màá wa máa wá ọ̀pá ìfàmọ́ra kiri láti lò, àti wí pé àwọn dókítà máa ń gbà á níyànjú wípé kò da ka máa mú àwọn irú nǹkan báyìí. Ọkọ mi gan-an àti bàbá mi, èmi máa ń gbà wọ́n níyànjú láti má máa mú irú nǹkan báyìí.

Bí mo ṣe máa ń kojú ìdení ọkọ̀, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Ní kété tí èmi bá ti jí ní òwúrọ̀, tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́, màá ti kọ́kọ́ wo ọkọ̀ mi yẹ́ wo kó tó bọ́ sí ojú ọ̀nà ibi iṣẹ́. Ìgbà mìíràn, à nkán lè lọ ṣẹlẹ̀ ní ojú ọ̀nà. Èmi ń ṣe ènìyàn tó máa ń sáré ní pópónà ojú ọ̀nà àti wípé ẹlòmíràn nígbà mi jẹ́ẹ́jẹ́ ni eeyan ó máa lọ tí a fi ọkọ̀ titẹ wá gbá ènìyàn. Irú nǹkan báyìí jẹ́ẹ́jẹ́ ni èmi máa ń lọ, torí ojú ayé ò tí lè ní ìgbòòrò báyìí.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi, pàápàá jùlọ mo ti lu etí mi fún mi láti ìgbà tí ìyá mi ti bí mi. Èmi ò fẹ́ràn kí obìnrin kó má lu etí torí pé etí jẹ́ ibi táa máa ń fi ẹ̀ṣọ́ ara obìnrin sí, tó sì máa ń gbé àwọ̀ ara wa jáde dáadáa. Gbogbo àwọn ọmọ mi ni mo lu etí fún, àti pé ní ayé òde yìí isíyín, àwọn òbí mi wọn lu etí fún ọmọ wọn ọkùnrin yálà ó ọkùnrin ni àbí obìnrin ni. Ayé ti di ayé ọ̀làjú dé.

Wákàtí mọ́kànlá ni mo máa ń fi ń ṣiṣẹ́ ní ojúmọ́ torí lásìkò yìí, wákàtí òdì dandan gbogbo iṣẹ́ mi ò gbọlọ̀ jẹ́ kíákíá. Ìgbà mìíràn tí èmi ìmẹ́lẹ́ tó bá fẹ́ wọ inú mi, màá loju wákàtí mẹ́wàá lọ mọ́kànlá lọ torí ní kùtù aago méje ni iṣẹ́ wa ti bẹ̀rẹ̀ ní ibi iṣẹ́, a sì parí ní aago mẹ́fà ìrọ̀lẹ́ ṣùgbọ́n nígbà mìíràn tí iṣẹ́ bá pọ̀, a lè kúrò ní ibi iṣẹ́ ní aago méje àbọ̀ àbí aago mẹ́sàn án alẹ́ ṣùgbọ́n irú ọjọ́ báyìí, à yí lọ ibi iṣẹ́ ní ọjọ́ kejì torí ìlera ni ọ̀rọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ta nǹkan ní orí fóònù mi, àti pé ọ̀nà yìí ó jẹ́ ọ̀nà tó dára púpọ̀ yàtọ̀ sí ilé ìtajà mi. Àwọn orí fóònù mi, àwọn nǹkan tí mò ń tà ó wà lórí rẹ̀, de bíi pé àwọn tó mọ̀ mí rí àti ẹni tí ó mọ̀ mí rí, wọ́n á bẹ̀rẹ̀ síí gbé apẹ̀rẹ̀ ń ṣẹ, torí mo máa ń kọ nọ́mbà àteji ṣẹ́ mi sí orí ọjà mi kọ̀ọ̀kan, tó bíi pé wọ́n á pè ìpè àwọn fẹ́ ọjà báyìí báyìí. Ọ̀nà yìí ó sì ti ràn mí lọ́wọ́ láti ní ọ̀nà àbáyọ lẹ́nu ọjà títà mi.

Rárá o, mi ò ní orúkọ ìnagijẹ kankan, ṣùgbọ́n ọkọ mi ló ní orúkọ ìnagijẹ ní ẹnu ìṣe rẹ̀ torí èmi é ṣe ènìyàn tó máa ń sọ ọ̀rọ̀ lọ títí àti pé ǹkan tí ò bá kàn mí, èmi é dá sí. Bẹ́ẹ̀ ni mi ò ní ọ̀rẹ́ tí bú wipé màá ma ní orúkọ ìnagijẹ tí àwọn ènìyàn fẹ́ fún mi.

Bẹ́ẹ̀ni, ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì ni èmi máa ń lò ní tìtẹ̀ mi. Èmi ò rò pé ẹ̀dá kan wà láyé tó jẹ́ wípé ọwọ́ ọ̀tún nìkan ló ń lò àfi àwọn tó bá jẹ́ aláàbọ̀ara. Gẹ́gẹ́ bí ọwọ́ méjì tí eléèdúa wá fún wa. Ọwọ́ ọ̀tún èmi máa ń fi kọ iṣẹ́ mi, ọwọ́ òsì èmi máa ń fi fọ ìdí. Ẹ̀lọ́ mìíràn sì wà tó jẹ́ wípé ọwọ́ ọ̀tún ló ń fi ń fọ̀dí, ọwọ́ òsì ni òun fi ń kọ iṣẹ́. Ọwọ́ kọ̀ọ̀kan òní iṣẹ́ tó ṣe ní ara tó fi jẹ́ pé akọ́bí mi ọwọ́ òsì ló hún fi máa ń kọ iṣẹ́. Àwọn ẹlòmíràn ni àwọn tó ń lo ọwọ́ òsì láti fi kọ iṣẹ́. Ìru yẹn báyẹn ó máa ń mọ̀wé. Bẹ́ẹ̀ni akọ́bí mi ó jẹ́ ènìyàn tó mọ̀wé gẹ́gẹ́ bí pé òun ló ń gbé ipò kíní nínú kíláàsì. Ọwọ́ méjèèjì ni èmi máa ń lò fún iṣẹ́ mi.

Bí mo ṣe máa ń tọ́jú àwọn nǹkan mi ó pín sọ́nà oríṣìíríṣìí torí èmi jẹ́ ẹ̀dá kan tó fẹ́ kí nǹkan rẹ̀ kó wà ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Èmi hé ṣe nkan ẹ̀dá kan tó máa ń fọ́n nǹkan rẹ̀ kákakiri. Bo tilẹ̀ jẹ́ pé mo ní àwọn ọmọ lọ́wọ́ tí mò ń wò, mo máa ń fi àwọn nǹkan mi sí ọ̀nà dáradára, debi wipé àwọn èèyàn láwùjọ, wọ́n máa ń wò mí bí àwòkọ́ ṣe bí mo ṣe máa ń tọ́jú nǹkan Ọkọ̀ mi tí ẹ máa ń fún mi ní Kóríà nípa ṣíṣe ìtọ́jú nǹkan bí àpẹẹrẹ nínú ilé. Bo ya ilé ìdáná, èmi fẹ́ kí ilé ìdáná mi kó dàrú. Tí àwọn ọmọ mi bọ́ yá, wọ́n da omi sílẹ̀ ni kété, èmi máa sọ fún wọn ki wọ́n nú tabi kín nu fúnra mi àti pé bàlùwẹ̀ mi ó jó. Mo fẹ́ lè ní ojoojúmọ́ tí mo bá ti dé láti ibi iṣẹ́ ni mò ń fọ bàlùwẹ̀ mi. Mo láì kí ìmọ́tótó, mo sì fẹ́ràn kí nǹkan mi kó wà ní ọ̀nà tó dára púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ. À, ṣe ẹ̀dá kan wà láyé yìí tí ó mọ̀ bí a ti ń wẹ? Àfi àwọn ọmọ ìkókó tàbí àwọn ọmọ tó wà bí i ọdún márùn-ún sí sáálè nìkan ni wọn ò mọ̀ bí a ti ń wẹ. Ọmọ mi ọdún márùn-ún gan, òun wẹ̀ fún ara rẹ̀. Iwẹ jẹ́ nǹkan tó dáa, pàápàá èmi mo máa ń wẹ àwọn ọmọ mi ní gbogbo ìgbà. Ìgbà mìọ́ tí ó bá rẹ̀ mí díẹ̀, ọkọ mi a wẹ àwọn ọmọ wa.

Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ ni ọwọ́ ìrọ̀lẹ́. Àkókò yìí ni òòrùn à ti wo. Àkókò yìí ni a máa ń jáde kúrò ní ẹnu iṣẹ́ láti lọ sí ilé wa ní kété. Tí mo bá ti dé ilé ni màá fi bẹ̀rẹ̀ sí ní dá iná fún àwọn mọ̀lẹ́bí mi. Àkókò yìí mo fẹ́ràn rẹ̀ púpọ̀ torí kò ní sí òòrùn, kò ní sí ooru tí ó máa ta ènìyàn lára. Atẹ́gùn á sì rora máa fẹ́ wọnú aago ára ènìyàn.

Bí mó ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣe iṣẹ́ ṣíṣe, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Bí àpẹẹrẹ, ibi iṣẹ́ mi tí èmi ò bá ti parí iṣẹ́ mi, èmi bá ẹlẹgbẹ́ mi ṣe iṣẹ́ tirẹ̀, wàá dúró kí n parí iṣẹ́ ti tèmi. Àwọn Yorùbá náà ni wọ́n ń bọ̀ wípé "tiná bá ń jó ni tó ń jọ́ ọmọ ẹni." Tí ara ẹni là kọ́ wò. Nítorí náà, iṣẹ́ ti tèmi mo bá ti parí è kété ni màá bá àwọn ẹlẹgbẹ́ mi ṣe iṣẹ́ wọn ní ọ̀nà tó da. Kìí ṣe pé torí pé kìí ṣe iṣẹ́ mi kì ń ṣe iṣẹ́ wọn ní ọ̀nà tí ò da. Mọ máa bá wọn ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ mi ni. Torí àwọn náà máa ń ní ìgbàgbọ́ nínú mi. Nítorí náà, tí wọ́n bá ní ibá wọn ṣe iṣẹ́ tí mo sọ fún wọn pé kí wọ́n dúró kí n parí iṣẹ́ ti tèmi, wọ́n má ń dúró torí wọ́n ní ìgbàgbọ́ nínú mi, mi n ṣe iṣẹ́ raùn raùn fún àwọn ẹlẹgbẹ́ wọn.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá sín kì í ṣe nǹkan tóo lọ fàr rara torí àsìkò náà, màá kọ́kọ́ wà ní ìdákẹ́ jẹ torí tí mo bá lọ ń ṣe nǹkan mìíràn, nnkan lè pa mi lórí tí kò sì da fún ara mi. Ìgbà mìíràn tí mo bá sín odi dandan kí n kọkọ béèrè omi kan fún mi ní omi mímu, kí n wà ní ibi tí atẹ́gùn wà, kí n kúrò ní ibi tí òru wà. Ìgbà mìíràn mó máa ń wò wípé tí èèyàn bá ń ṣe ikún nímu ni ó máa ń fa sísín àbí tí èèyàn bá wà nílé ìdáná tí èèyàn ngba nnkan bí epo tó ti gbóná gan, èèyàn o máa sín ni. Irú ìgbà yìí màá kúrò níbi nnkan tí mò ń ṣe, màá bọ́ sí ìta kí atẹ́gùn kó fẹ sí mi.

Ìsinmi oúnjẹ ọ̀sẹ̀ mi tó gbà kò ju wákàtí kan lọ. Nínú wákàtí kan yìí, màá pe ọkọ mi lórí fóònù pé báwo lo ń lọ ní ibi iṣẹ́ rẹ̀. Èmi náà sì ń wò bí mo ṣe lè bá àwọn ọmọ mi sọ̀rọ̀ nílé ìwé wọn. Màá sì ṣe àwọn iṣẹ́ mi mìíràn. Ìgbà mìíràn, ìsinmi àsìkò oúnjẹ ọ̀sán mi mi e lọ fun. Màá fi àsìkò yìí, màá fi ṣe àwọn iṣẹ́ mi tí ó yẹ kí n ṣe. Síbẹ̀síbẹ̀ náà, àwọn ẹlẹgbẹ́ mi ó fẹ́ kí a jọ lọ nígbà mìíràn. Ṣùgbọ́n tí iṣẹ́ mi bá ti wà ní ọkàn mi, tàbí tí iṣẹ́ pọ̀ ní orí tábìlì mi, èmi e fi iṣẹ́ mi ṣeré rárárá. Ebi lè máa pa mí gan, mo bọ́lọ̀ parí iṣẹ́ mi kí n tó jẹun, torí mi e fi iṣẹ́ mi jáfára. Ọ̀nà yìí sì jẹ́ ọ̀kan gbòógì tí ọ̀gà mi ò fi fẹ́ràn mi gan-an ni. Débi pé àwọn ẹlẹgbẹ́ mi inú wọ̀ n ẹdùn. Ó máa ṣe wọ́n bíi pé nǹkan wà láàárín èmi àti ọ̀gà mi tí kò sì pé bẹ́ẹ̀.

Bí mo ṣe máa ń ṣe ètò ìkójú àwọn ìṣòro ní iṣẹ́ mi, òpin sí ọ̀nà méjì. Àkọ́kọ́ tí mo bá ti rí pé mo ní ìṣòro ní kété, ni màá ta ọ̀gá mi ní olòbò láti wá fi ọ̀nà àbáyọ sí ìṣòro tí mò ń kojú. Ọ̀nà kejì ni wípé nígbà mìíràn tí mo bá ní ìṣòro, màá kọ́kọ́ fi ohun gbogbo tí mò ń ṣe sílẹ̀. Torí nígbà mìíràn, wàhálà ó máa ń fà tí ó bá ti rẹ ara. Màá kọ́kọ́ fi gbogbo iṣẹ́ tí mò ń ṣe sílẹ̀. Màá jẹ́ kí ọkàn mi balẹ̀ kí n wá padà sí ẹnu iṣẹ́ tí mò ń ṣe. Opo ìgbà tí mo sì ti dán irú nǹkan báyẹn wò tí mo rí ní ìṣòro ní ẹnu iṣẹ́. Ní geẹlẹ ti mo bá ti padà lẹ́yìn ìsinmi ni ọ̀nà àbáyọ̀ máa ń yọ fún mi tí mo sì fẹ́ràn púpọ̀ ju láti máa ṣe.

Bí mo ṣe máa ń ṣètò àwọn owó iṣẹ́ mi, ó pín sí ọ̀nà oríṣìíríṣìí. Àkọ́kọ́ nà, owó iṣẹ́ ti tèmi ó yàtọ̀ sí èyí tí mo máa ń fún àwọn tí ó ń bá mi ṣiṣẹ́. Níkẹ́tẹ́ tí mo bá ti ta ọjà alákọ́kọ́, màá yọ èré mi sí ọ̀tọ̀. Nibi owó èré mi ni mo ti máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó. Ibẹ̀ náà sì ni ojú èré tó bá kù, màá kò si, yàtọ̀ sí owó ọjà gangan bí mo ṣe máa ń ṣe àwọn owó iṣẹ́ mi nìyẹn. Owó iṣẹ́ mi ó yàtọ̀ sí owó tí mo máa ń ná fún àwọn ọmọ mi nínú ilé àbí tí mo máa fi ra ohun mèremère sínú ilé. Torí èmi e fi ọkọ̀ mi nìkan kalẹ̀ láti ra nǹkan sínú ilé, èmi náà ni ipa tí mo máa ń kó. Ìgbà mìíràn tí mo bá ṣẹ̀ṣẹ̀ kó ọjà dé fún àwọn oníbàárà mi, iye owó tó bá kù, màá fi má owó àwọn òṣìṣẹ́ mi láti san. Nípasẹ̀ bẹ́ẹ̀ tí mo bá ti ta ọjà, mi ò ní ní lérò láti yọ níbi èrè mi fún àwọn òṣìṣẹ́ mi mọ́ ní mo ṣe máa ń ṣe àwọn owó mi nìyẹn.

Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ò pin sí ipa oríṣìíríṣìí tori wipé ẹlòmíràn tí mo bá ti ran lọ́wọ́ ní ìgbà mìíràn a tún padà wá ìpè kí n ran òun lọ́wọ́, àsìkò sì lè má jìn síra wọn ju ọjọ́ méjì àbí jọ mẹ́ta lọ. Àti pé ìgbà mìíràn èmi gan-an alára mo ní ìdí ìrànlọ́wọ́ kì í ṣe gbogbo ìgbà tí èèyàn bá bá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ mi ni mo máa ṣe ìrànlọ́wọ́ torí ní àkọ́kọ́ ná ní agbọn iṣẹ́ mi ni kété tí mo bá ti rí owó, àwọn ọmọ mi àtọkọ̀ mi ni nǹkan tó kọ́kọ́ bá mi ná kì tó ran ènìyàn lọ́wọ́ torí kò sí ẹni tí ó fi bùkátà rẹ̀ lẹ̀ tí ó máa gbọ́ bùkátà oníbùkátà torí bá sìkò náà bá tó tèmi náà bá ní fẹ́ ran ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ènìyàn èmi ò ní ẹni to ti e n ràn mí lọ́wọ́ lẹ́yìn eléèdúà ọba ni ó ń ran èmi lọ́wọ́

Àwọn ojú òpó ayélujára tó wà wọ́pọ̀ díẹ̀. Bí àpẹẹrẹ, èyí tèmi lò, mò ń lo MTN, mò ń lo Glo, mò ń lo MTN àti Airtel. Nígbà mìíràn, àwọn ìmú nẹ́tíwọ́kì wọn kìí dáa rárá. Ṣùgbọ́n èyí tí mo lè fi sọ̀yà fún òun ni MTN, torí àwọn ẹ̀ náà máa ń fi sọ̀yà pé ó dáa kí ẹ máa fi ṣe ìwádìí nǹkan tí èèyàn ò bá mọ̀ àti pé tí èèyàn bá fẹ́ pe àwọn òbí rẹ̀ àbí àwọn ará tó wà ní ìlú mìíràn, òun ni mo yàn láàyòjú. Àwọn òmíì náà sì wà tí èmi ò ròkú dùn láti máa lò bí i etí, salati àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpín fídíò ní ọ̀pọ̀ ìgbà. Ìgbà mìíràn, fídíò mí lè wà ní orí fóònù mi tó jẹ́ wí pé ó wà fún iṣẹ́, òmíì ṣì lè wà tó jẹ́ pé àwọn ọmọ mi ló wà n bẹ́ẹ̀ àti ọkọ mi. Fídíò míì ṣì lè wà tó jẹ́ wí pé àwọn alábàágbé mi ló wà. Mo máa ń ṣe ìpín fídíò mi tó jẹ́ pé èyí tí mọ̀lẹ́bí mi bá wà, màá kó wọn sọ́tọ lórí fóònù mi, èyí tí àwọn abaanì gbé mi wà ó wà lọ́tọ̀. Ìgbà mìíràn tí a bá fẹ́ wo fídíò lórí tẹlifísàn, òmíì wà tí èmi ò fẹ́ràn tó jẹ́ pé àwọn ọmọ mi ló fẹ́ràn rẹ̀. Ní kété tó ń ba ti gbé e síi, èmi ò ní dúró wo irú fídíò bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́, pàápàá jùlọ mo fẹ́ràn nǹkan ọ̀ṣọ́ ní ara mi torí pé ohun ọ̀ṣọ́ máa ń mú ẹwà fún ara àti pé ó máa ń jẹ́ kí ẹ̀yàn dùn wò ní ọ̀pọ̀ ìgbà bí kì í fi séènì sí ọrùn mi àti yẹtí. Ìgbà míì ní ọwọ́ mi, ohun ọ̀ṣọ́ ó dáa lára gan-an, pàápàá jùlọ gẹ́gẹ́ bí obìnrin tó wà ní ilé ọkọ. Abíbí omi dán, o ṣe kókó tó jẹ pé ni ó tún jẹ́ kí ẹ̀yàn dùn wò lọ́dọ̀ ọ̀kọ̀ ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn nítorí wípé mo ṣàkíyèsí pé irú iṣẹ́ mi kò sí ní ìlú mìíràn àti láti ní àwọn oníbàárà tuntun kí ọjà mi kó lè máa yá dáradára. Irú ètò báyìí kì í ṣe pé a tètè wá wípé ó wá fún ǹkan dáadáa, kò sí bí ó ṣe ní sí àdojúkọ ṣùgbọ́n mo ní ètò láti ṣe ní kankan torí pé ó jẹ́ ọ̀nà kan gbòógì tí mo fẹ́ fi gba ilẹ̀ tí mo fẹ́ fi tàn ká sí gbogbo àgbáyé nípa iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmùtójú ero sọfitíwea ẹ mi ní gbogbo ìgbà torí orí rẹ̀ ni àwọn iṣẹ́ mi máa ń wà, pàápàá jùlọ ní agbọn iṣẹ́ mi. Ibẹ̀ ni àwọn iṣẹ́ gbogbo tí ọ̀gá mi bá fi ṣe ránṣẹ́ sí mi nígbà tí mi ò bá lọ sí ibi iṣẹ́ bóyá mo ní àárín, tàbí tí mo bá wà ní agbọn ìbílẹ̀ ránpẹ́ tí ọ̀gá mi fún mi ní Yòǹdà. Sọfitíwẹa mi ò ṣe kókó nínú ayé mi, mo fẹ́ lè ní sọfitíwea mi, ó dàbí ọmọ mi ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan, pàápàá jùlọ ní agbọn iṣẹ́ mi. Tí nǹkan bá ti yé mi kété, ni màá gbéra, màá gba ọ̀dọ̀ ọ̀gá mi lọ láti fún mi ní ìṣíjú àti ìrísí. Èmi ẹ́ ṣe ènìyàn tó máa ń tijú àti ṣe àtúnlo nǹkan lọ́dọ̀ akẹgbẹ́ rẹ̀. Ó di dandan fún mi torí ojoojúmọ́ lè mi fẹ́ kí máa mọ nǹkan tuntun tuntun sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, pàápàá jùlọ àwọn ènìyàn tí fẹ́ sọ mí lórúkọ. Wọn máa ń pè mí ní bí alásèjù ènìyàn tó fẹ́ràn iṣẹ́ rẹ̀ púpọ̀. Èmi máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní agbọn iṣẹ́ mi. Tí mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ tí ń bá ti parí ẹ, tó bá ti tó àkókò láti lọ sí ilé, èmi ò ní lọ ilé, ó di pé ìgbà tí mo bá rí pé mo parí iṣẹ́ mi. Eléyìí ṣe ọ̀nà bóyá ènìyàn jẹ́ alásèjù àbí ó fẹ́ràn nǹkan rẹ̀ mìíràn. Ẹ̀mí ń kà kún ọ̀nà ènìyàn tó fẹ́ iṣẹ́ rẹ̀ láti ṣe ní àṣeyọrí. Bí emi bá ṣi n ṣiṣẹ́ mi, èmi máa ń jáfára lẹ́nu iṣẹ́ mi, mi ò ní ìwà mẹ́lẹ̀. Torí náà, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ni ọ̀pọ̀ ìgbá gbogbo, ọkọ mi sì fẹ́ràn fún nǹkan báyìí.

Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe láyé ti tọ̀dọ̀ mi kí ẹ ṣe nǹkan tó le rárá àbí tó jọ mí lójú torí irú iṣẹ́ báyìí mo ti mọ̀ wípé ó di dandan kí n ṣe àti wípé irú iṣẹ́ báyìí ó wà ọ kò wá o, màá ṣe náà ni.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú, ó pọ̀ gan an ni. Torí pé ní agbọn iṣẹ́ mi, mò ń gbìyànjú láti gbòòrò láti jẹ́ ọ̀kan gbòókì láwùjọ pẹ̀lú tọ́n bá ń pe àwọn ènìyàn tó ṣe àṣeyọrí ní irú agbọn iṣẹ́ bẹ́ẹ̀. Kon tó ka méjì mẹ́ta, mò ń fẹ́ wà lára wọn. Mò ń wá ọ̀nà tí màá fi gbé àwọn iṣẹ́ mi sí gbogbo ìlú kọ̀ọ̀kan ní àgbáyé, mo sì gbà ládúrà kí eléèdúà kò fún mi ṣe, kò fún mi ní agbára rẹ̀.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi kì í ṣe nǹkan tó pọ̀ lọ títí, nǹkan mẹ́ta péré ni mo máa ń fi sínú àpò owó mi torí àpò owó mi kì í ṣe àpò owó eré, ó jẹ́ nǹkan tó máa ń ṣe gbòógì fún mi. Àpẹẹrẹ nǹkan tó máa ń wà nínú àpò owó mi ni owó tí mo bá pa àti bẹ́rò tí mo fi ń kọ ìwé àti ìwé ránpẹ́ tó máa ń wà nínú àpò owó mi. Torí à í lè mọ̀, ènìyàn lè bèèrè phone number torí ẹhn ọjà títà tí ẹniyen sì lè máa mú fóònù àgbékà rẹ̀ ní ọwọ́, gbẹ́tẹ́ta ni ó máa ń wà. Àpò owó mi tún jẹ́ nǹkan tí mi ò fi bá èèyàn ṣeré rárá torí mi ò fi owó mi, mi ò fi bá èèyàn ṣeré.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́, ó pín sí ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ tí mo bá ní ìṣòro ní ibi iṣẹ́ mi ní kété, ni màá ti ta ọ̀gá mi ní ológbò, kó bá mi wá ọ̀nà àbáyọ, tàbí kí n sọ fún ọkọ̀ mi èyí tó bá jẹ́ wípé kò bá ti ṣẹ́ mọ. Ọ̀nà kejì ni wípé nígbà mìíràn tí mo bá rí pé mo ní ìṣòro ní ẹnu iṣẹ́ mi, màá kọ́kọ́ fi ara mi balẹ̀ náà, màá sinmi, dàbí kí n dùbúlẹ̀ fún bí wákàtí méjì. Ní kété tí mo bá sì tí padà tí mo ti jí, ni màá wá ọ̀nà àbáyọ sí ìṣòro náà. Ọ̀nà yìí sì ti ràn mí lọ́wọ́ gan-an ní ọ̀pọ̀ ìgbà.

Rárá o, mi ò ní ìrora nígbà tí mo bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Pàápàá jùlọ èmi ènì ṣe ènìyàn tó máa ń sọ̀rọ̀ níbi tí àwọn ènìyàn bá wà. Ìgbà mìíràn tó bá sì bọ́ sí pé ó di dandan kí n sọ̀rọ̀, kí èmi tó sọ̀rọ̀ jáde, màá fi ro ara mi wò wípé tí wọ́n bá sọ iru ọ̀rọ̀ yìí sí mi ṣe kò ní dùn mí àbí báwo ni ó ṣe rí lára mi. Ní kété, bẹ́ẹ̀ ni màá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ìgbà mìíràn tí mo bá rí pé mo sọ ọ̀rọ̀ tí kò dùn mọ́ ẹnìkan nínú, kété ni màá wà lórí ìkúnlẹ̀ láti bẹ̀ ẹ́ àti pé èmi jẹ́ ẹnìkan tó máa ń tijú sọ̀rọ̀ lọ́pọ̀ ìgbà.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi o pin sí oríṣìíríṣìí, bí àpẹẹrẹ, bóyá mo fẹ́ ṣe nǹkan báyìí, mo wá ti sọ fún àwọn òṣìṣẹ́ mi pé báyìí ni ka ṣe o. Tí ọ̀kan lára wọn bá ní "à ọ̀gá, ta bá ṣe báyìí, òwo ò ní wọlé o" àbí "ta bá ṣe báyìí, irú àdojúkọ báyìí, naá làá rì", ọ̀rá tí ọ̀nà bẹ́ẹ̀, mo máa ń pàrọ̀ èrò ọkàn mi. Tàbí ìgbà mìíràn tí mo bá jókòó, tí mo bá ro àròjinlẹ̀ nǹkan, màá pàrọ̀ èrò ọkàn mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe àti pé títún àwọn nǹkan ṣe ó pín sí ọ̀nà oríṣìíríṣìí bí àpẹẹrẹ tí tẹlifíṣàn ilé mi bá bàjẹ́ mi ò mọ̀ bí wọ́n ṣe ń tún irú nǹkan bẹ́ẹ̀ ṣe àfi tí àwọn ọmọ mi wọ́n bá ba aṣọ wọn jẹ́ mo mọ bí mo ṣe lè tún wọ́n, wọ́n bá ba báàgì ilé ìwé wọn jẹ́ mo mọ̀ bí màá ṣe rán an fún wọn, tàbí tí nǹkan bá ṣe àwọn ọmọ mi mo mọ bí màá ṣe tún irú nǹkan báyẹn ṣe tàbí láwùjọ mo jẹ́ ènìyàn tó máa ń ní ìtara sí títún nǹkan ṣe ní gbogbo ìgbà.

Ó ti tó bi ọdún kan díẹ̀ tí mo kẹ́yìn lọ síbi ìṣẹ́gun ọdẹgbẹyìn. Ìṣẹ́gun yìí mo fẹ́ràn láti máa lọ ní ìgbà tí mo bá rìnrìn-àjò lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi ní abúlé. Mo fẹ́ràn rẹ̀ gan torí pé ẹran ọ̀ya á pọ̀ lóríṣiríṣi fún wa láti jẹ pẹ̀lú àwọn ọbẹ̀ àwọn ọ̀ṣẹ̀ Báyé ní jíjẹ.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ pàápàá jù lọ nínú ẹ̀sítétì tí èmi àti ọkọ mi ń gbé. Irú nọ́mbà yìí ò ṣe pàtàkì torí nígbà mìíràn a i lè mọ̀ nǹkan lè fẹ́ ṣẹlẹ̀. Irú nọ́mbà yìí ni àwọn ẹ̀ṣọ́ àdáàbòbò ni wọ́n fi mọ ilé oníkálukú tí wọ́n wá ṣe ìwádìí àti kón yanju irú nǹkan tó bá ṣẹlẹ̀ àti pé máa gbà á níyànjú gẹ́gẹ́ bí ilé kọ̀ọ̀kan wọn ní ní ilé ara wọn.

Bẹ́ẹ̀ni, mo ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ mi rí, bó tilẹ̀ jẹ́ pé mo ti kìlọ̀ fún ọ̀dọ́ ọkùnrin náà fún ọ̀pọ̀ ìgbà. Ìdí tí mo ṣì fi le ni wípé mo rí pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú òṣìṣẹ́ mi obìnrin. Àwọn méjèèjì ni mo lé, àmá ìgbà tí àánú wọn tún ṣe mí, tí àwọn èèyàn bá wọn bẹ̀bẹ̀ torí wọ́n ní bí mo ṣe lé wọn àti jẹ àti mu, ó dì sọ̀rọ̀ fún àwọn àti àwọn òbí wọn. Kété ni mo tún gbà wọn padà, ṣùgbọ́n mo fún wọn ní ìkìlọ̀ tó tó àti èyí tó yẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì àti pé ní ọ̀pọ̀ ìgbà kí n tó san owó, mo máa ń yẹ àyẹ̀wò nǹkan tí mo fẹ́ rà dáadáa torí pé ní ìgbà mí, kì í ṣe nǹkan tí èèyàn bá san owó fún ni wọ́n máa ń gbé wá. Òdinìyàn tí mo máa ń fi ṣe àyẹ̀wò fínní fínní ni ọjà tí mo bá fẹ́ rà.

Bẹ́ẹ̀ni, mo ní ètò àbò kọ̀mpútà torí wípé ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí àwa tá ń lò ó fún isẹ́ alákọ̀wé àti wípé èmi máa ń gbà á níyànjú fún gbogbo ènìyàn kó fi ètò àbò kọ̀mpútà sí orí kọ̀mpútà rẹ̀ torí wípé ìgbà mìíràn tí ó bá sí èèyàn kàn rí i wípé iṣẹ́ tí èèyàn ti ṣe láàlá fún èèyàn ò rí mọ́ ní orí rẹ̀. Ṣùgbọ́n tí ètò àbò bá wà, ó di dandan kó sí ǹnkan kan tí ó ṣe iṣẹ́ èèyàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn lọ́nà tó pọ̀ gan, torí wípé ní ayé àwọn bàbá ńlá wa, irú àlọ́ yìí ni wón máa ń pa fún wa ní kété táa bá ti jẹ oúnjẹ àsálẹ tán. Irú àlọ́ yìí a máa ń kó àwọn ohun mèremère, àwọn ohun ìṣíjú, níbẹ̀ náà a máa rín ẹrin tàkiti.

Bí mo ṣe máà ń kí àwọn ènìyàn pin sí ọ̀nà oríṣiríṣi. Àwọn tó bá jù mí lọ, òní bí mo ṣe máa ń kí wọn. Ó yàtọ̀ sí bí mo ṣe máa ń kí àwọn tàkọ̀ wá ní ìró ẹgbẹ́, tàbí àwọn tí ó tó mi ní ọjọ́ orí, òní bí mo ṣe máa ń kí wọn. Pàápàá jù lọ, àwọn tí a jọ wà ní ẹnu iṣẹ́ yálà ọ̀gá mi ni àbí àwọn àwọn tá ń jọ ṣe iṣẹ́ papọ̀, òní bí a ṣe máa ń kí ara wa, tó sì jẹ́ pé bí a ṣe máa ń kí ara wa, èèyàn o rí wí pé ìwà rẹ́sípẹ́ẹ̀tì ó wà ní inú.

Bẹ́ẹ̀ni, mo máa ń lérò ìdákẹ́jẹ́ ní ọ̀pọ̀ ìgbà, pàápàá jùlọ mo jẹ́ ènìyàn tí kì í sọ̀rọ̀ púpọ̀ àti wípé èmi i fẹ́ dá sí nǹkan tí ó kan mí. Mo fẹ́ràn kí n dáwà kí n máa ní èrò ìdákẹ́jẹ́. Nítorí iṣẹ́ yìí, mo máa ń ní àwọn èrò nǹkan tí mo fẹ́ ṣe nínú ọkàn mi bí mo ṣe lè ní tẹ̀síwájú, bí ṣe fi àwọn ọmọ mi tọ̀nà tí wọ́n fi ní ìtẹríba ní àwùjọ àti bí mo ṣe fẹ́ gbé ìdílé mi dé ibi gíga.

Ẹ̀kan láàárín oṣù ni mo máa ń gé irun mi. Torí èmi ò fẹ́ràn kí ń máa gé irun mi ní ọ̀pọ̀ ìgbà kí irun iwájú mi kó máa ma sá wọlé lọ àti wípé gígé irun nígbà mìíràn, ì máa ń gé orí mi torí pé ó máa ń ta mi lórí nígbà gbogbo tí mo bá ṣẹ̀ṣẹ̀ gé orí irun mi. Torí náà, kì í ṣe gbogbo ìgbà ni èmi máa ń gé irun mi. Ẹ̀kan láàrín oṣù ni mo máa ń gé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn eré atẹ́gùn torí ó jẹ́ ǹkan tí pàtàkì tí mo fẹ́ràn jùlọ. Àti pé tí ò bá sí atẹ́gùn, èmi èyí lé sùn pàápàá jùlọ ní alẹ́ tó bá ti di àsìkò ìbùsùn wa. Àti wípé àsìkò atẹ́gùn, èmi èyí fi ara lẹ́, èmi èyí ń sọ wípé ara mi ò yá àbí orí ń fọ́ mi. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn jùlọ gan ni.

Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Ọ̀nà àkọ́kọ́ ni wípé iṣẹ́ àwọn ará ibi iṣẹ́ mi, ó ni bí mo ṣe máa ń dáàbò bo, ó ní píìnì tí mo fi ń fi síi, debi wípé kò sí ẹni kẹ́ẹ́ni tó mọ̀ píìnì yí, èmi nìkan. Ni kété tí mo bá ti fẹ́ lo iṣẹ́ tí mo bá ti tẹ̀ sí agbèjáde, iṣẹ́ kọ̀ọ̀kan ó ní píìnì tí mo fi ń fipamọ́ lórí Íńtánẹ́ẹ̀tì mi.

Irú kọ̀ǹpútà tí mo ní ó jẹ́ ti ìgbàlódé tí wọ́n ṣẹ̀ ń ṣe jáde nísìínyi. É pí ni wọ́n ń pè é. Ìdí tí mo fi ra rú rẹ̀ ni pé ó máa ń jẹ́ kí iṣẹ́ mi ó yá. Kì í jẹ́ kí àwọn nǹkan tí ó da kó wọ orí kọ̀ǹpútà mi. Mo sì fẹ́ràn gan ní, torí pàápàápàá ló máa ń mú iṣẹ́ mi.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń ṣe ìràwọ̀ agogo torí pé kì í ṣe iṣẹ́ mi. Èmi wò pé àwọn tó mọ agogo tún ṣe iṣẹ́ wọn ni láti ṣe, àti pé nǹkan tí emi ò bá mọ̀ ọ́n ṣe, èmi ń sọ pé mo mọ̀ ọ́n ṣe. Torí náà kó má dàbí pé mo pa irọ́ pé mo mọ̀ ọ́n ṣe. Wọ́n wá gbe fún mi pé kí n ṣe, o wá di wipe màá tú lọ bá nǹkan mi jẹ lórí ìlú.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ torí wípé ó jẹ́ ǹkan gbóògì tó yẹ kí èèyàn ní gẹ́gẹ́ bí ènìyàn nínú ilé, pàápàá jùlọ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí àti ìyàwó ilé. Ó di nǹkan gbọ̀ngbọ̀n tó yẹ kéèyàn rà, tí ó fi jẹ́ pé téèyàn bá ti wẹ̀ tán náà ni èèyàn máa lò láti fi nu ara ènìyàn.

Wákàtí tí mo fi máa ń wọ ìbòjú lójoójúmọ́, mi ò lè ká torí wípé mi ń ṣe ènìyàn tó sábà máa ń lo ìbòjú. Ṣùgbọ́n ní kété tí orun bá ti yọ èmi máa ń lo ìbòjú torí mi ò fẹ́ kí òrun kó ṣe sí ojú mi. Nípasẹ̀ ìbòjú, òrun ò ní lè ṣe sójú mi dípò pé ojú ọ máa ta mi àbí ojú mi ó ṣú dẹ́bí pé ní ó bu.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ní gbogbo ìgbà àti wípé èmi fi Íńtánẹ́ẹ̀tì ṣeré rárá, èmi àti àwọn ọmọ mi ní kété tí àwọn ọmọ mi bá ti ti ilé-ìwé dé, tí wọ́n bá ti fún wọn ní iṣẹ́ àmúrelé, orí Íńtánẹ́ẹ̀tì ni wón ti fi ìdáhùn sí gbogbo ìbéèrè wọn. Tẹ́mi náà bá sì wà ní ibi iṣẹ́ tí ọ̀gá mi fún mi ní iṣẹ́ tí ò ye mi ní kété, ni màá bọ́ sí orí Íńtánẹ́ẹ̀tì, tí mo bá sì ti da ìbéèrè mi si, ní ọwọ́ ìṣẹ́jú ni ìdáhùn a jáde tí n fi le fún ọ̀gá mi, ọ̀gá mi a sì ṣe ní pé mo gbinyanju fún iṣẹ́ tí mo ń ṣe. Íńtánẹ́ẹ̀tì ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan-an nínú ayé àwọn òṣìṣẹ́

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú, pàápàá jùlọ, ṣe àwọn ènìyàn kan wà tí wọn ò mọ̀ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní kojúkojú? Èmi ò rò bẹ́ẹ̀. Àti wípé ìgbà mìíràn tí mo bá ń lọ ibi ise tí bá gbé ọkọ̀ mi lọ́wọ́, ó di dandan kí n dá ọkọ̀ dúró tí ó gbé mi lọ sí ibi isẹ́ àti pé tí mo bá ń bọ̀ padà, ó tún di dandan kí n dá ọkọ̀ dúró ní pópónà ilé.

Èmi e gba owó àwọn ènìyàn o torí èmi ò fẹ́ kí owó kó dá èmi àti àwọn ènìyàn ní ìjàpọ̀ torí owó jẹ́ ǹkan tó lágbára gan ni. Ìgbà mìíràn tí èèyàn bá fẹ́ kó owó sí mi lọ́wọ́, èmi máa ńi kiwon fún àwọn alájọ tí ń gba owó tí wọ́n lè pa'mọ́ fún èèyàn ní báǹkì tàbí yálà ilé wọn. Owó jẹ́ ǹkan tó ṣe gbòógì láyé tèmi tí mo rò pé ó ní tètè máa ń dá ìjà sílẹ̀ láàárín àwọn èèyàn àti wípé ó máa ń mú ìwà èèyàn gangan jáde lásìkò tí owó bá dá ìjà sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ ayọ̀ rí ní ibi iṣẹ́ sùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ irú aṣọ bẹ́ẹ̀ torí irú aṣọ bẹ́ẹ̀ ò ní ọjọ́ àti àkókò tí a lè wọ irú aṣọ bẹ́ẹ̀ lọ sí ibi iṣẹ́ torí pé kì í ṣe aṣọ tí èèyàn lè máa wọ káàkiri láwùjọ.

Irú etí ìbọ̀ tí mo máa ń lò o pin sí ọ̀nà méjì. Àkọ́kọ́ orúkọ rẹ̀ ni Airpod, èkejì orúkọ rẹ̀ ni headset. Airpod yìí òun ni mo máa ń fi sí etí ìbọ̀ mi tí mo bá ń lọ ibi iṣẹ́ kí ma fi gbọ́ orin dárayá. Headset òun ni mo máa ń lò ní inú ilé yálà tí n bá dáná tí mo bá ti ibi iṣẹ́ dé tàbí tí mo bá ń fọ aṣọ, irú éléyìí ni mo máa ń lò.

Àkókò tí ọ́fíìsì mi ń ṣí ni aago méje òwúrọ̀. Ni kété tí aago méje bá ti lú, ọ́fíìsì mi ò tíì ṣí sílẹ̀ fún àwọn òṣìṣẹ́ láti bẹ̀rẹ̀ iṣẹ́. Ni kété tí aago méje bá ti kọjá ìṣẹ́jú márùn-ún, ẹni tí ò bá ti tètè dé, ó máa ní wàhálà díẹ̀ pẹ̀lú ọ̀gá. A ti pé ní ọ́fíìsì mi, à wé fẹ́ kí òṣìṣẹ́ kó tètè dé, torí òṣìṣẹ́ ó jẹ́ nǹkan gbòógì tí a máa ń lò fún iṣẹ́ wa. A fẹ́ òṣìṣẹ́ tí ó máa pẹ́ dé kí iṣẹ́ wa kó lè tètè máa yá, ká lè tètè máa parí ní ọ́fíìsì wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohun, pàápàá jùlọ ní ilé-ìdáná mi tí ń bá dáná, bíi ẹ̀rọ tó máa ń bá mi lọ ata àbí èyí tó máa ń bá mi gún iyán torí ayé ti da ayé ọ̀laju. Nínú àwọn ẹ̀rọ yìí mo ríi pé gẹ́gẹ́ bí obìnrin, ó máa ń jẹ́ kí iná dídá wa k'o yára gan, pàápàá jùlọ ìgbà mìíràn tí ilẹ̀ bá ti ṣú. Ta ṣè ní àwọn ẹ̀rọ wọ̀nyí nínú ilé-ìdáná wa ó máa ń mú ìṣẹ́ rọrùn gan fún àwa obìnrin.

Rárá o, mi ò fẹ́ràn ẹ̀rọ ìgbésókè torípé pípa ariwo rẹ̀ tí èéyàn bá ń lò bó ṣe máa ń dùn, èmi ò fẹ́ràn rẹ̀ rárá. Gbogbo àdúgbò ni ó mọ̀ pé èéyàn ń lo nǹkan àti pé èyí ń gbọ́ nǹkan té èéyàn bá ń sọ dáadáa nígbà mí té èéyàn bá ń lò ọ́.

Bí mo ṣe máa ń lílo àkókò mi nígbà tí mo bá wà ní orí ìlà, òpin sí ọ̀nà méjì. Kin tó wà ní orí ìlà, màá ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe torí pé mo mọ̀ ní kété tí mo bá ti wà lórí ìlà ní ọ̀kọ̀ọ̀kan ni wọ́n máa dá wa lóhùn tó sì jẹ́ pé ó máa ń gba àkókò púpọ̀. Ọ̀nà kejì ni wípé màá ti máa ń mú nọ́mbà kalẹ̀ tó fi jẹ́ pé a tètè yá mi kí ń tètè ṣe nǹkan tí mo fẹ́ ṣe kí n lè kúrò ní orí ìlà. Èmi e fẹ́ dúró kí n lo gbogbo ọjọ́ mi kí n fi wà ní orí ìlà torí ó máa ń gba àkókò gan lọ́wọ́ èèyàn.